Ṣé mo ti ṣìná rí? À, mo ti ṣìná rí ní àìmọye ọ̀pọ̀lọpọ̀ igbà o. Àgàgà nígbà tí mo ṣe dẹ́ ilé ìwé a-a ẹlẹ́kọ̀ gíga tí mò ń lọ sí kíláàsì láti lọ gba ìdánilẹ́kọ̀ọ́. Nígbà yẹn a ní NLH one to six. Wọ́n a sọ pé NLH six ni a ti máa níṣẹ́. Àṣé láti NLH eight ló ti bẹ̀rẹ̀. Hmm. Mo bá fọkàn sí pé NLH one. Àṣé ibi tí mò ń lọ ga mo ti fi lẹ́ sẹ̀yín sẹ́yìn. Bí ìgbà tí èèyàn wà ní Sango, ló dé pé Sango ni ó ti ṣiṣẹ́. Kó wá rìn lọ ọ̀nà mọ́Kọ́lá. Kó wá dé mọ́Kọ́lá tán kan wá ní à, ìbí tí o ti fẹ́ ṣiṣẹ́. Sango ló wà, Sango ò mú ọ́ lọ sí ti kúrò. Bẹ́ẹ̀ ló ṣe rí nígbà náà. À, ó ká mi lára. Kódà ìgbà tí ń fi rin pada, wọ́n ti parí ìdánilẹ́kọ̀ọ́. Eléyìí ọdún mi, oni ọ̀nà àkọ́kọ́ tí mo kọ́ sí èyí tí mo ní à, tí kò ti èyí mi ná. Nítorí mo nígbàgbọ́ pé, n tunwa bèrè ọ̀nà. Ṣé ẹ mọ̀ pé wọ́n sì ní Yorùbá á bèrè ọ̀nà kìí ṣíná. N tunwa wá bèrè ọ̀nà, erọ́ ọkàn mi ni pé à, tó bá jẹ́ pé four le leyi, ṣíṣí máa wà iwájú. Whereas ṣíṣí gan-an lakọ́kan. Ó dùn mi lọ́jọ̀ yẹn.

Mo máa ń bínú, mi kìi n bínú nígbà tí n ba wọkọ̀ àmọ́ ọlọrun ma jẹ kí á bá olóríburúkú dówó pọ̀ tí àwọn akọ́ṣíbèro kan tí èèyàn bá bá wọn wọ mọtó pọ̀ kò sí bí èèyàn o ṣe ní bínú ní inú ọkọ̀. Ni ọ̀pọ̀lọpọ̀ igbà mi kìí bínú àmọ́ ní ẹ̀kankan tí èèyàn bá bá àwọn olórí burúkú wọkọ̀ pọ̀, èèyàn lè ṣinú bí.

Mo máa ń wọ ìbọ̀wọ́ ní ẹ̀kọ̀ kan, mo máa ń wọ ìbọ̀wọ́ ní gbogbo ìgbà torí iṣẹ́ mi gba kí èèyàn fi nǹkan sí ọwọ́ tí ó bá fẹ́ bá, tí ó bá fẹ́ dá àwọn akọ́sítọ̀ máa lòun, àwọn olùtajà bí èèyàn bá fẹ́ dá wọn loun. Ìṣe mi gba kí ó fi nǹkan bọwọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ọwọ́ yín ni ó mọ ìkàrà yín. A ò sì mọ oníkálùú sí ní àìsàn kan tàbí èké tí wọ́n bá fẹ́ rà. So gbogbo, ọlọ́pọ̀lọ́pọ̀ ìgbà mo máa ń wọ ìbọ̀wọ́ nígbà tí mo bá wà ní ilé iṣẹ́ mi. Àmọ́ tó bá jẹ́ àsìkò tí mi dàa, olùbá, olùbárà mi kàákàá ló ń, màá bọ ìbọ̀wọ̀ tí ó wà lọ́wọ́ mi. Àma ní gbogbo ìgbà, màá wọ ìbọ̀wọ̀ sí ọwọ́. Mo ṣé.

Ah, irú ìbọ̀sẹ̀ tí mo, irú ìbọ̀sẹ̀ wo ni mo fẹ́ràn láti máa wọ̀? Ah, mo fẹ́ràn láti máa wọ ìbọ̀sẹ̀ dúdú nítorí pé bí èèyàn bá wọ ìbọ̀sẹ̀ dúdú nígbàgbọ̀ tí èmi o, ẹsẹ̀ ẹ̀yà ara èèyàn kò ní hàn rara bí dọ̀, bí dusty àbí ìdọ̀tí tí ó bá sì ṣe sí i, ọwọ́ kan ni èèyàn ó mú, ẹ́, aṣọ inú bàtà èèyàn tí èèyàn ó fi gbọ́n dànù, tàbí aṣọ dúdú bá wá lọ́wọ́ èèyàn tí èèyàn yóò fi gbọ́n dànù. Àmọ́ tí èèyàn bá wọ àwọn ibose aláwọ̀ mì tí ó yàtọ̀ sí dúdú, mo nígbàgbo pé bí ó bá ti wọra ní àbáwọ́n báyìí kíá ni àwọn èèyàn ti rí i bí àpẹẹrẹ ìbọ̀sẹ̀ funfun. Bí èèyàn bá wọ̀ tí àbáwọ́n kan àbí ìdotí bá ti dáa ṣi lára, àwọn ènìyàn yóò ti rí i, wọn ó ti mọ̀ pé à, ìbọ̀sẹ̀ yìí ti dọ̀tí. Bí èèyàn bá wọ̀ tí àbáwọ́n kan àbí ìdotí bá ti dáa ṣi lára, àwọn ènìyàn yóò ti rí i, wọn ó ti mọ̀ pé à, ìbọ̀sẹ̀ yìí ti dọ̀tí. Ó ri ara gba ìdọ̀tí sí i, mo se nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ láti máa wọ̀

Ìwà, báwo ni ìwà ìṣòwò mi ṣe? Ìwà ìṣòwò mi ò dá lọ́pọ̀lọpọ̀ nítorí, ní ìgbàgbọ́ te mi, torí, nítorí pé àwọn olùraja mi ó ṣọ̀wọ́n kí n tó sọ pé, kí n tó rí olùbá, olùbádá òwò pọ̀ mi tó sọ pé òun ò bá mi dáwọ́ pọ̀. Kódà mo bá dé ìdí ó ń lọ sí, tó fẹ́ kúrò ní agbègbè wa ni, yóò sọ fún mi pé ṣé mo le rí ẹni tí ó máa fi ọjà náà sí òun tí òun lè máa rin ìgbà torí òun ti fẹ́ kúrò ní àdúgbò wa. Èmi máa ń gbìyànjú láti bá àwọn oníbàárà mi dáwọ́pọ̀ pẹ̀lú inú kan àti òtítọ́, inú kan àti òtítọ́. Eyín tí wọ́n bá fẹ́ ni mo máa ń bá wọn fẹ́. Mi lè kí eyín tí wọ́n bá ṣe yà ni mo máa ń bá fún wọn. Mi kì í dà ba àwọn oníbàárà mi, kí ó mọ, àwọn product mi tí wọ́n bá ṣe sè gan tí won o mọ̀, èmi máa ń introduce e rẹ̀ si wọn pé lọ wo àwọn tí wọ́n tun ṣe ṣe lè lè yọ àǹfààní tí ó wà bẹ́ẹ̀ tí ẹ bá lò tótún yàtọ̀ sí ti tẹ́lẹ̀ tí ẹ ń lò. Iye báyìí ni wọ́n ta, kódà ó tún di wó sì tuntun ti tẹ́lẹ̀ tí ẹ ń lò. Tó sì jẹ́ pé àwọn olùtajà mii wọ́n ni sebe. N óò sọ fún olùbá, dawo pọ̀ wọn ni pé à, ee, etó tuntun tí wọ́n ṣe se yi o, àmọ́ ó gbówo lórí ju ti tẹ́lẹ̀ lò. Bo yá dé yìí ló máa ń ṣe jẹ́ pé kí àwọn tí ó ń bá mi rajà kan máa sọ pé à, ọjà mi ni àwọn máa dúró dè láti rà. Kódà bí i mi kódà, bí i mii ni wọ́n ó sọ pé à, àwọn fẹ́ dúró dè ìgbà tí ń fi ni even tó bá jẹ́ pé mi fẹ́ lò bá wọn gba níbò mi ni, èmi ó sọ pé rárá, ó dé ìgbà tí ń bá ní tìtọ̀dọ̀ mi ki ohun to ra. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ilé yìí máa ń ṣe kí inú mi dùn pé à, àwọn olùbàràjà mi wọ́n mọ iyì mi, èmi náà sì mọ iyì wọn. Ìbáṣepọ̀ wa ó tera wa lorun, ó tera wa. Ìbáṣepọ̀ wa ó danmoran, ó tera wa lorun ní ọdún. Kó sì há mọ̀ kó sì bóri ṣe wà tí ó mì mí mi wò sí ìrànlọ́wọ́ gbogbo ènìyàn lọ́hùn. Àmọ́, mo bùwọ́lù nípa bí wọn bá gbà ara ti mi láti jẹ́ àwọn olùtajà dúwó mi lọ́hùn tí ó sì ní í ṣí owó kan tàbí kì í jí pé à ẹ ṣe dáadáa nípa product tí àwa ń rà.

Mo ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn, àmọ́ kì í ṣe pé n kúrò níbí yóò jẹ́ ẹ̀ka ilé-iṣẹ́ tí yóò tún wà ní ìlú mìíràn tí ó mọ̀ ọ́n mú ká máa tàn ní ibìkan lọ sí ibìkan. Fífi ìlú mìíràn láti lọ dá iṣẹ́ tí mo ń ṣe sílẹ̀ ní, a wà ní ẹ̀ka níbí, a ní ẹ̀ka ní ọ̀ún, tó bá sì jẹ́ pé kí a gba àwọn òṣìṣẹ́ tuntun tí wón mọ̀ bá wa ṣiṣẹ́ ní ìlú mìíràn ni o tẹ mi lọ́run kín ni ilé iṣẹ́ sí ìlú mìíràn kó má jẹ́ pé ìlú kan, ẹran ìlú kan ni èèyàn ó jẹ, ni ó ní ẹ̀ka káàkiri gbogbo ìlú tí ó bá wà ní agbègbè èèyàn àbí ìletò tí ó bá wà ní agbègbè tí mo ti ń ta ọjà mi. Èyí ni ó mú àwọn tí ó wà nínú mìíràn láti jẹ ànfàní ọjà tí mò ń ta fún wọn àti iṣẹ́ tí mò ń ṣe fún wọn, tí ó yóò jẹ́ pé àwọn tí ó wà ní agbègbè mi lásán ni yóò jẹ ànfàní iṣẹ́ mi tí mò ń ṣe. Ó wù mí kí ní ilé iṣẹ́ mi sí ìleto mìíràn kí àwọn tí ó wà níbẹ̀ náà lè jẹ ànfàní ìbádowopo mi àti kí iṣẹ́ tí mò ń ṣe kó le ri ẹsẹ̀ fi múlẹ̀ ní agbègbè tí mo wà.

Ìgbà mélòó ni mo máa ń lo fóònù mi ní ojoojúmọ́? À, mí ò lè ka iye ìgbà tí mo máa ń lo fóònù mi ní ojoojúmọ́. Ó dá lé lórí iṣẹ́ tí mo bá ń ṣe ní àsìkò kan tàbí èkejì. Àsìkò mìíràn wà tó je pé mí ò tí e nì fowó kan, fóònù mi rara tí mi ò bá ní pàtó iṣẹ́ kan tí mò ń ṣe ní àsìkò yẹn tàbí èkejì. Bút tí ó bá jẹ́ pé àsìkò tí ọjà ṣẹ dè, tí mò ń ta ọjà ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́sítọ̀mà mi wọ́n máa ń pè mí ní òrèkóòrè wípé: "à, àwon fẹ́ ra ọjà báyìí, à ń fẹ ọjà báyìí, à ń fẹ ọjà báyìí." Bút tí ó bá jẹ́ pé àsìkò tí ọjà tuntun kò ṣe èdè ni, tò jẹ pé ọjà, a ti ta ọjà tán, fóònù mi ó lè máa ń lo ju wákàtí mẹ́fà lọ, lọ́hùn lójúmọ́. Pẹ̀lú iṣẹ́ tí mo tún ń ṣe yìí, à, fóònù mi máa ń lo ọ̀pọ̀lọpọ̀ àsìkò lọ́wọ́ mi lójoojumo, lojoojumo tí kín le baa ráyé ko da àwọn oníbàárà mi lóhùn. So, fóònù mi máa ń lo opolopo àsìkò ìgbà mi si ree. Bí ìgbà tí jẹ́ pé yóò wà lọ́wọ́ mi láti àárọ̀ títí di alẹ ni, torí tí ó bá jẹ́ pé mò ń ṣe àwọn nǹkan lórí rẹ̀, lórí ẹ̀rọ ayélujára, yóò wà lọ́wọ́ mi pẹtípẹtí. Àfi tí bátírì rẹ̀ tí ó bá loo ìgbà náà ni n to sọ pé mo fẹ́ lo ṣáájì rẹ̀, mo fẹ́ púlọ̀ọ̀gì rẹ̀ mọ pawa báǹkì, n ko lè sọ gbedeke àsìkò tí fóònù mi tí ó ń lọ lọ́wọ́ mi nígbà mìíràn. Ìgbà mìíràn sì re, mo sì le sọ pe, àsìkò báyìí, àsìkò báyìí, ìgbà báyìí ló wà lọ́wọ́ mi di, ìgbà báyìí ni kò sì lọ́wọ́ mi." Ó dá lé lórí ohun tí mo bá ń ṣe ní kókó àṣíko náà ló dá lé lórí iṣẹ́ tí mo bá ń ṣe ni ó sọ gbedeke iye ìgbà tí fóònù mi ti yóò lò lọ́wọ́ mi lójúmọ́. Bút tí ó bá jẹ́ pé àsìkò tí mi ò ní iṣẹ́ kankan, tí mi ò ní ọ̀ja kankan láti fún àwọn oníbàárà mi, à, kódà mo lè fi sọrí tábìlì níwájú mi kí nkan mọ risifu kọ́ọ̀lù lásán. Bút tí ó bá jẹ́ pé ó níló ṣe pẹ̀lú àwọn kọ́sítọ̀mà tí wọ́n sì ní àdúgbò mi, tí wọ́n sì ní agbègbè mi, tí mo sì fẹ́ ṣàlàyé àwọn ọjà tí a ní iṣẹ́ tí wọ́n ń ṣe fún wọn, kódà fóònù mi máa ń lo wákàtí mẹ́fa ní ọwọ́ mi nígbà mi tí mò ń tẹ si wọn, tí n mò ṣàlàyé àwọn, àwọn ọjà tí a fẹ́ ta fún wọn, iwulo rẹ, pàtàkì rẹ̀, ànfàní rẹ̀, èrè tí ó wà lórí rẹ̀ tí n mò ṣàlàyé fún wọn tí àwọn náà o sì mọ fún mi ní esi padà. Lójú ẹ sẹ́ pé èwo ni ele yìí, kọ́ lọ́wọ́ ni kọ́ lọ́wọ́ ni ele yìí, tí a jọmọ tàkúro sọ lórí ẹ̀rọ ayélujára. Kódà tí n tún mọ ṣàlàyé pé ibi àdúgbo báii lẹ́ tun ti lè rí tí tọdọ̀ mi ò bá se. Bí bí ileto báyìí lẹ́tun ti lè rí tó tún sún mọ yín tí mò lè ṣàlàyé fún yín pé kí ẹ lọ tí èmi ò bá ní. Tó bá jẹ́ pé kọ́sítọ̀mà tò jẹ́ pé ó wà ní ilẹ̀ Awúsá tó sì ní lo rẹ̀ tí mò sì sọ pé n fi ránṣẹ́ ṣi pẹ̀lú ọkọ̀ tó wà ní àkókò tí ó lò yio pẹ́ jù, màá wá sọ ibi tí ó ti lè rí ní àdúgbò rẹ̀. Tó bá jẹ́ pé ó wà ní àdúgbò rẹ̀, màá wá ṣàlàyé fún un. Yio sì lọ be, yio sì lọ ra. Àsìkò tí fóònù máa ń lo lọ́wọ́ mi ó ní í ṣe pẹ̀lú àsìkò tí mo bá ní ọ̀ja sí.

Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun, báwo ni mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Hhn, ó dá lóríṣiríṣi o. Bí mo ṣe máa ń mú èrò tuntun wá lálàkọ́kọ́ nígbà tí mo bá wò pé tí ìṣòro kan bá wà lórí okoòwò mi tàbí kejì, màá wà wà ní ibi ilé ìgbafẹ́ tí kò ní sí ariwo, tí ọ̀pọ̀lọpọ̀ igì yóò wà níbẹ̀. Màá wá gbé ẹlẹ́rìndòdò síwájú, màá gbé bisikíìtì tàbí misipai tàbí bọ́ǹsì, màá gbé e síwájú. Máa wá má forí ro pé, kilo ṣẹlẹ̀. Kí ló jẹ́lẹ̀ tí ọ̀wọ̀ yìí fi ṣẹlẹ̀? Ọ̀nà wo la le gbé gbà? Àwọn wo ló ti ṣẹlẹ̀ si? Tí mo bá ti lù, tí n ò bá ti rí pàtó ésì fún rara mi, èmi ó wá lọ sórí Google, n ba tẹ́si. Àwọn wo, irú nǹkan báyìí tó ba ṣẹlẹ̀? Tí n bá ti tẹ́si, n si lọ̀ sí ọ̀dọ̀ àwọn tó ń pè ní kọnsùtáǹsì, kọ̀nsùtáǹsì tí wọ́n wà lórí ẹrọ ayélujára. Máa tẹ, bí èèyàn bá ní iru ìṣòro bai, tó ní irú ìdojúkọ bai, báwo lo ṣe lè yanjú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ngba mí kódà ẹni tí mi i mọ̀ rí ni ó fún mi ní ìmọ̀ràn. To bá sì ti fún mi ní ìmọ̀ràn, màá wá gbé yẹ̀wo pé ṣé ó bá àdúgbò tí mo wà mú? Ṣé ó bá ìrú okoòwò tí mo wà mú? Nítorí àwọn mí mọ̀ fún yàn ìmọ̀ràn tí ò ní bá okoòwò èèyàn mu. Èmi sì wà tí ò ní bá àdúgbò tí ẹ ń gbé mú. So, ó tún wá lẹ́yìn tí wọ́n bá fún yàn ni ìmọ̀ràn tàn, ó tún wá kú sọ̀wọ́ èèyàn láti wò pé ìmọ̀ràn tí wọ́n fún mi ṣé ó bá àdúgbò mi mú. Ṣé ìmọ̀ràn yìí kò ní ní ìpalára fún ilé iṣẹ́ mi? Ṣé ìmọ̀ràn yìí kò ní ní ìpalára fún ọjà mi? Ṣé ìmọ̀ràn yìí kò ní ní ìpalára kankan fún àwọn òṣìṣẹ́ tí ó ń bá mi ṣiṣẹ́? Àti wí pé ṣé ọjà yìí kò ní ní ìpalára fún èmi ara èmi gangan fún rara mi? Lẹ́yìn ìyẹn, èèyàn ó tún wá wò pé, ṣe ìmọ̀ràn yi tí mo fẹ tẹle, kò ní ní ìpalára fún owó tí ń wọlé síbi iṣẹ́ mi nítorí láìsí owó kò sí ilé iṣẹ́ ó. Láì sí owó, kosi si òṣìṣẹ́. Láìsí èrè kò sí ilé iṣẹ́. Èrè, kò gbọdọ fani lapọ ya. So, màá wá gbé gbogbo àwọn kíní yìí, màá gbé sínú òṣùwọ̀n pé ok, èwo ni kí n tẹ̀lé. Ewo ni ka ṣe. Kódà mo mọ̀ ń, mo mọ̀ ń gbé sí orí Google. Tí ìṣòro yìí bá dé, tí a yanjú báyìí, gbédéké àsìkò wo ló fi le yanjú? Tí ó bá jẹ́ eyì tó jẹ́ pé gbédéké àsìkò tó fi le yanjú ló pọ̀ ju tí ó ní ìpalára, èmi ò ní mu. But tí ó bá jẹ́ pé èyí tó jẹ́ pé lásìkò tí wọ́n á sọ pé lásìkò báyìí, láárín ọ̀sẹ̀ kan báyìí tí ẹ bá ti kẹ́efin báyìí, ẹ mọ̀ tẹ́le. So, bo ṣe rí nu.

Báwo ni mo ṣe máa ń kí àwọn èèyàn? Ah! Bí mo ṣe máa ń kí yàn, ó dá lórí ipò tí ẹni yẹn bá wà o. Ẹni tí mo bá fẹ́ kí tí mo bá wò bó ṣe ń bọ̀, màá wo ojú rẹ̀. Sé kì i ṣe ẹni tó jẹ́ pé ó ti ń bínú bọ̀ láti ilé? Tó bá jẹ́ ẹni tí ó ti ń bínú bọ̀ láti ilé, màá wò. Sé tí mo bá kí i kò ní ní ìpàlára fún mi. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀, n ló rora ki tí kò dà, tó jẹ́ pé kò ní gbọ́ dáadáa gan, tó jẹ́ pé tí mo bá kí i, tó bá gbọ́ ti yóò bá dà mí lọ́ ń yoo dà mí lọ n Tí ó bá ní dà mí lọ, yóò dọ̀rọ̀ mí lọ. Tó bá sì jẹ́ pé ẹni tó ń dúnú bọ̀ ni, èmi náà ó bá yọ̀. Torí wọ́n ní: "Taláyọ̀ bá ń yọ̀, kaba láyòyò, kawà náà ò lè ra yòyò." Tinu yàn bá sì ń bá jẹ̀, gbiyàn jù láti pàrọ̀ wà fún un, láti mọ pàtó n tó ń ṣe, kó sì lè bá a mọ̀ọ́ jutù sí i, kó má ba à dákun n tó ń ṣe. Àmọ́ ẹni tí ọkọ òun àti ọkọ rẹ̀ ti jà, tó wá ń bínú bọ̀, tí ó wá yan gan pé: "Àh! Ọkọ mi, ó ṣẹ̀ rà fóònù fún mi. Ẹ mọ̀ pé wúro ni báyìí, yoo fi gbajú tẹ́lẹ̀ yàn ni. So àwọn ènìyàn, ipò tí wọ́n bá wà ló máa ń mú mi bóyá màá kí wọn àbí mi ní kí wọn. Bo bá sì bí n bá sì kí tó bá fẹ́ fi ṣe ibínú lọ́jọ́ mi tí ó bá rí i máà á, ẹ mọ̀ má bínu. Ìgbà tí mo rí pé ẹ̀ ń bá èèyàn sọ̀rọ̀ lórí ago ni, ni ò ṣe jé ń kí yin. Ah abí ìgbà tí mo rí pé ojú yín kọrẹ́ lọ́wọ́, n sì máa ń tí ń ṣe yin, ni mí ṣe kí yin. So iru i tí ẹni kankan bá wà tí ó bá ṣe irin ṣi, ni ó ń mú mi kí, bóyá ń kí yin àbí ì ní kí i. Àmo ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń fẹ́ràn kí n mọ kí èèyàn. Torí látàrí kí kí yàn ló fi mọ bóyá ìwọ gan ti ṣe ẹni òun tàbí o tiì ṣe. Torí bó bá kí i bí ó bá ti dá ọ lóhùn, o lè bé re pe lágbajà. Ẹ dákun, kí ni mo ṣe? Mo mọ̀ kí yin, ẹe gbọ́ ni. Tí ó bá fẹ́ dàhun, yóò ní, hen mi i dáhun náà ni." Bo bá, bo bá, bí ó bá sì fẹ́ dàhun, "Àh! Ẹ mọ̀ bínu, n ò gbọ́ pé kí yin. Ẹ mọ̀ pé kò sí gbolohun a sọ láàárín ara ti-- níbi ìkíni láfi mẹ́ni táa ṣẹ́, tí ń bínú àti tàbí ẹni táa ṣẹ̀. Torí bí èèyàn bá ṣẹ̀ yan, tí ó bá sọ, tẹ bá kí i kò ní dàhun Tí ó bá sì ti dàhun, ẹ mọ̀ bere pé, "Àh! Ẹ dákun, mo máa ń kí yin sé ẹ gbọ́ ni". "Àh! Mi i gbọ́ ni, ẹ mọ̀ bínu." "Àh! Mo gbọ́ ni, mi i dàhun ni." Kí wá lóde te gbọ́ tẹ dàhun, "Àh! Oṣe n tó dùn mi lánàá." Yóò lè sọ ẹ̀dùn ọkàn rẹ̀ fún yan pé, "Àh! Bóyá eyán ṣẹ̀ níbi ìkí i yan." iyan a mọ ẹni tí ìyán ṣẹ̀ àti ẹni tí ìyán ò ṣẹ̀ nígbàgbọ́ ti mi ò.

A, wọ́n wa na ara mi lọ́pọ̀lọpọ̀ ìgbà. Èdè tí mo ṣì máa ń ṣe máa ń na ara mi ni wípé tí mo bá ṣe àwọn àṣìṣe kan tí ń lèro po yẹn kí n ṣe. Bóyá nídi ọjà mi ni ísinyi, àwọn kọ́sítọ́mà tí wọ́n ti pè mí, bá mi sọ̀rọ̀ lórí òkòwò mi pé kí n bá wọn kó ọjà báyìí, kí n bá wọn fi rán mọ́tò ní àsìkò báyìí. Tó bá jẹ́ pé dede àsìkò yẹn, ìrántí, mo ti gbàgbé èyí ọjà wọn, n kólẹ̀. N sọ fún àwọn òṣìṣẹ́ pé ẹ kó o, ọjà lágbàja o, ẹ páàkì rẹ o kí ẹ lè fi rán ṣẹ sí o. So tí yeyín tó wá jẹ́ pé kọ́sítọ́mà ọ̀hun lo wá sẹ́ n pé pé, à ọjà mi, mo ti dé ìdíkọ̀, n rí gbé. À ó máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Kódà mo mọ́n bá ara ọ mi wí débi pé n sọ pé èmi gangan ònì fúnra mi ṣalári. Torí bí mo ti wà tí mò ń ṣiṣẹ́ lò tó jẹ́ pé emi mo ni ilé iṣẹ́ mi, mò ń sanwó oṣù fúnra ara mi. Mò ń san níṣan pé tó bá jẹ́ pé mo lọ ṣiṣẹ́ ńtà àbí mo gba èèyàn sípò yẹn ṣe bí màá sanwó fún un? Òun ló máa ń jẹ́ máa mú inú owó tí mo fi ń ṣowó torí èmi gan à ti sanwó fúnra mi. Amọ̀ ká ní mi ò sanwó fúnra mi, à gbogbo owó iṣẹ́ yẹn ó ti na tán, èyàn ó ti dàpọ̀ mọ́ra wọn. Ọ̀ láta rí owó tí èmi gan san fúnra mi ni mo fi mọ̀ pé à owó iṣẹ́ leléyi, a gbọdọ̀ dédì ẹ́. So èmi gangan máa ń bá ara mi wí, mo máa na ara mi pé à ohun tó ṣe yìí, ó kù díẹ̀ káàtò, kò yẹ kó ṣe báyìí, kò yẹ kó ṣe báyìí. Mo sì máa ń fẹ́ kí àwọn èèyàn kan sọ pé à lágbájá ohun tó ṣe yìí, ó kù díẹ̀ káàtò, kò yẹ kó ṣe leyìn o, kò yẹ kó ṣe tọ̀ wọn. Torí níbi ìtàwí ni ń ti mọ̀ tó tọ́, ni ń ti mọ̀ ohun tó yẹ kí n ṣe àti ohun tí ò yẹ kí n ṣe. Níṣe tí mọ̀ bí ń ṣe dá, tí ń ṣe máa ń ṣe sí àwọn kọ́sítọ́mà mi tí ó ní fàjà láàrin wa. So ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń bá ara mi, kódà mo máa ń bá ara mi wí gan, bí mo ṣe ń bá àwọn òṣìṣẹ́ mi wí lọ. Torí wọ́n ni Yorùbá ni tí di bá bàjẹ́, tònídi ló máa ń dà. Ó bá lò bá ara rẹ wí tí wọn ń ṣe tó wuò, àwọn òṣìṣẹ́ rẹ náà bó bá yá wọn o ṣe n tó wù wọ́n. Idi tí wọ́n ó ṣe ùn se ń tó wù wọ́n ni pé wọ́n ò ní ṣe bọ́ga ṣe báyìí, kí ló ṣe lè? Kò sì ń tọ́ ga ṣe. Ọmọ òga ṣe báyìí, kí ló ṣe lè? Kò sì ń tọ́ ga ṣe. Awá náà lè ṣe, tára náà bá ṣe kò sì ohun tí wọ́n fẹ́ ṣe fún ẹ. Eléyìí sì máa ń ba ilé iṣẹ́ jẹ́. Kódà ó máa ń tàbukù ìjọ̀mọ́ enìyàn. Torí Yorùbá ni à sọ ọmọ yìí, kò ló lùbáwí, bó ṣe wu ní ṣe ń ṣe, kò ló lùbáwí. Kí wọ́n sì máa sọ pé ìyẹn ò ló lùbáwí, hm, ohun tó tàbukù tó yẹn, tó yẹn, hm, kò sí o. So ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló da kí eyàn, kí eyàn máa bá ara rẹ̀ wí ní gbogbo ìgbésẹ̀ tí ẹ̀yàn bá gbé, tí ẹ̀yàn bá rí pé ó kù díẹ̀ káàtò, ó dà lọ́pọ̀lọpọ̀ kí ẹ̀yàn máa bá ara rẹ̀ wí.

Gbogbo oṣù ni mo fẹ́ràn nínú ọdún. Láàkọ́kọ́, mo fẹ́ràn oṣù January. Títí di January, ni dì wípé mo máa dúpẹ́ fún Ọlọ́run pé "à, ṣé èmi ni Ọlọ́run ń kí pẹ̀lú àwọn tí ó lo oṣù yìí?" Ni January yìí ni mo máa mọ ìwọ̀n ibi tí ilẹ̀ ìṣe mi dé. So lágbéga si ni, àbọ̀ ń wá sẹ́yìn si, torí yín ti ṣe àkójọpọ̀ ohun tí a tà, ohun tí a rà, ère tí a rí, òfo tí ó ṣe ilẹ̀ ìṣe wa, yín ti mọ màtó. Oṣù tí mo tún fẹ́ràn jù ni oṣù tí wọ́n bí mi, tí à ń pè ní Sẹptember, oṣù kẹsàn-án. Nínú oṣù yìí, inú mi a mọ ọdún lọ́pọ̀lọpọ̀ gbá pé "á, ọdún tí mo dé ilẹ̀ ayé ó lé kan si. Ọdún tí mo dé ilẹ̀ ayé ó lé kan si. Kí ni mo ti gbé ṣe nínú ayé? Ípàwọ ni mo ti kó lórí àwọn èèyàn, ṣé ní ti dáadáa ni àbí ti dàkéjì? Ípàwọ làwọn èèyàn ti kó lórí mi gangan alára, ṣé ní ti dáadáa ni àbí ní pàkejì?" Mo máa ń gbe lórí wọn. Tí mo bá tún máa kó ìbẹ̀rẹ̀, oṣù tí a pè ní oṣù Awẹ, tí a pè ní Ramadan, nínú oṣù kẹsàn-án nínú oṣù àwọn Mùsùlùmí. Mo máa fẹ́ran oṣù yìí, kódà mo fẹ́ lè sọ pé òun ni ọba oṣù tí mo fẹ́ràn, torí àsìkò yìí a máa dánwò gbogbo iṣẹ́ tí mo ti ṣe, máa wá súnmọ́ Ọlọ́run, máa wá tọrọ ìdáríji ese. Gbogbo àwọn àṣìṣe, aimọ̀ṣẹ ti mo ti ṣe máa wá tọrọ rẹ̀ kí Ọlọ́run kí ó forí jimi, kí ó sì ṣe àlèkún òrè fún mi. Ni àwọn àsìkò yìí, mo tún máa ráyè láti fún àwọn èèyàn ní nǹkan lọ́pọ̀lọpọ̀ láti fi wá ìsúnmọ́ Ọlọ́run, torí ní ìgbàgbọ́ àwa Mùsùlùmí ni wípé ohun tí Ọlọ́run bá fún ẹ, fún ìyàn lára rẹ, kò lè dúpẹ́ fún Ọlọ́run lára rẹ. So ní àkókò yìí, à, ìsúnmọ́ Ọlọ́run mi máa ń pọ̀, kódà ìwọ̀nba ni mo máa ń ṣiṣẹ́ mọ. Mo fẹ́ lè sọ pé ní àsìkò yìí ni mo máa ń fi ìsìn mí mí sí. Ni àsìkò yìí, ìwọ̀nba ni mo máa ń ṣiṣẹ́ tí màá le súnmọ́ Ọlọ́run, tí màá le tọrọ ìdáríji eṣe gbogbo àwọn àṣìṣe mi, aimọ̀ṣẹ mi, tí màá tọrọ rẹ̀ lọ́wọ́ Ọlọ́run pé kó ṣe àfojúnu kó ṣe àforíji, kó ṣe àimójúkúro fún mi nínú àwọn ẹṣẹ yìí. Kódà ní àsìkò yẹn ni mo máa ń sọ, ni mo máa ń pàṣẹ dáadáa fún àwọn èèyàn pé "à, làgbàjá, ohun tí o ṣe yìí kò dá ọ̀, ohun tí o ṣe yìí ó kò dùn ẹ káàtọ̀ Ọlọ́run o fẹ́." Torí gbogbo àwọn oṣù yi oku, oníkálukú ó máa dààmú, torí nílé ayé, àwa ayé wá ṣiṣẹ́ ni, àwa ayé wá náwó ni, àwa ayé wá lágbéga ni. A sì ní fẹ́ ki owo wa dikù, a ní fẹ́ ki ola wá dikù, a ní fẹ́ kí pọ wá dikù. Ó pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ pé wọ́n máa ń kéwọ́ wọn bọ̀ ní ohun tí ó yẹ kí wọ́n kọ́wọ́ bọ̀. Àmọ́ tó bá di àsìkò oṣù yìí, oníkálukú yóò sì jẹ́ẹ́jẹ́, kódà àwọn tí wọ́n ń ta ọtí, àwọn tí wọ́n ń ṣe ohun tí Ọlọ́run ò fẹ́, tí àwọn gangan mọ̀ pé wọ́n ń ṣe ohun tí Ọlọ́run ò fẹ́, àwọn gan-an ó sá kúrò nídi rẹ̀ pé "á, òótọ́, kí a tó ro idariji ẹ̀ṣẹ̀." Kódà ẹlòmí màn tí ara bẹ̀, má ṣe ohun tí ó dààmọ́, tí a wò pé ó jẹ́ pé láàárín ọgbọ̀n ọjọ́ yẹn gan-an kò ní dé bí ohun tí ó dààmọ́, tí ó dúró nítorí pé "à, Ọlọ́run fẹ́beẹ́, má jẹ n de di ẹ̀ mọ́." Tí ó sì ń de di ẹ̀ mọ́, eléèyii gan-an máa ń mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yípadà ṣi dáadáa.

Mo ní, ṣé mo ní ẹranko ọ̀sìn? Mo ní ẹranko ọ̀sìn, mo ní àgbò, mo sì ní adìẹ tí mò ń sin. Àgbò mi kì í ṣe ẹyọ kan, méjì. Mo ní àgùntàn na tí mò ń sin, tí mò ń jẹ́ kí àgbò gùn kí wọ́n sì gbìmọ̀ fún ni láti sin. Mo ní olóńgbò ẹyọ kan tí ó jẹ́ ohun ọ̀sìn tí mò ń sin, tí mo fi sílẹ̀ kí ó mọ̀ báa mi pa àwọn ìkúté ilé tí ó wà nínú ilé tàbí ayan tí ó wà nínú ilé. Torí gbogbo kọ́lọ́fín kọ́ ni ẹ lè gbé, gbogbo kọ́lọ́fín tí ẹ fòògùn sí kọ́ ni yóò pa ikú tàbí ayan. Àwọn olóńgbò mi tí mò ń sin, ni ó máa ń bá mi pa gbogbo àwọn nǹkan báyìí. Àdíẹ̀ àwọn nǹkan ọ̀sìn, nǹkan ọ̀sìn tí mo ní, ẹranko tí mo ní, mo máa ń tà ní àsìkò tí ó bá sí òwolọ̀wọ́ mi. Kódà bóyá mo fẹ́ san, a fẹ́ san owó iléèwè àwọn ọmọ, àwọn nǹkan ọ̀sìn tí a ní nílẹ̀ yìí, ni a sọ di owó, mi a tà, ni a sọ di owó tí a fi gbọ́ bùkátà kan tàbí ìkejì tí ó bá wà ní ilẹ̀. Nǹkan ọ̀sìn wúlò púpọ̀. Kódà àwọn nǹkan ọ̀sìn yìí, wọ́n máa ń ní ìgbàgbọ́ wa, nílbi pé wọ́n máa ń gba ikú fún olowo wọn. Àwọn àìsàn mì wá, tí ó yẹ kó ṣe olówó wọn. Pọ̀ látàrí nǹkan ọ̀sìn. Tí ènìyàn ní. Àwọn nǹkan ọ̀sìn yìí ń gba àìsàn yìí kò ní ṣe olowo wọn. Kódà kí àwọn ẹni bí ẹ, tí a mọ̀, tí wọ́n bá rán àbilu tí wọ́n bá rán sí ẹni tó ní nǹkan ọ̀sìn, ó wọ́pọ̀ ní gbogbo ìgbà tó jẹ́ pé nǹkan ọ̀sìn yìí ni ó faragbá tí nǹkan òfin níí ṣe, olówó wọn. So nǹkan ọ̀sìn, ó dára púpọ̀ gan an bí èèyàn bá lè sin nǹkan ọ̀sìn, ó dára. Kódà, ó máa ń gbé àbúrò tí ó yẹ kó ṣe èèyàn, ó máa ń gbé ìfòǹkọjá ní orí èèyàn tí ó jẹ́ pé àwọn ni ó ṣe. Bí ẹ bá wo ajá mi, ìdáàbòbò tí ẹni tí ó ń sin ajá, ìdáàbòbò tí ajá máa ń fún àwọn ọmọ olówó rẹ̀ tàbí olówò rẹ̀ gangan fúnra rẹ̀ kì í ṣe kékeré. Àìmọye olè tó yẹ kó wá jalé, bọ̀ látàrí pé ajá wà níbẹ̀, wọ́n ní lè wá. Kódà àwọn ẹranko búburú mì gàn wọ́n máa ń fẹ́ wọlé lálẹ́, àwọn látàrí látàrí pé wọ́n mọ̀ pé ajá wà níbẹ̀, wọ́n ò ní gbàgbé díbi pé wọ́n ó wọlé wọ́n ṣe olúwo rẹ̀ sútà. So kí èèyàn máa sin nǹkan ọ̀sìn ó láǹfààní tó kù. Àfẹ́ ẹni tí ó bá mọ̀ nípa rẹ̀ ni yóò sọ pé nǹkan ọ̀sìn ò dáa. Nítẹ̀mi o, mo ní nǹkan ọ̀sìn kódà kì í ṣe ẹyọ kan, kì í ṣe méjì ni mo ní tí mò ń sin nílé, tí mò ń fún lóúnjẹ. À, even àwọn onígbàgbọ́ ẹ̀sìn tiwa, bí èèyàn bá ní nǹkan tí òní tó ń bọ̀ tó bá ń bo ẹranko lásán, tí ó fún ẹranko ní jíjẹ, tí ó fún ẹranko ní mímu kí ó tó bojú wòókọ̀ tó bojú rí, Ọlọ́run ti ṣàánú rẹ̀. Kódà tó bá sọ fún Ọlọ́run. Adẹ́ẹ̀dá pé wò ó, wò ẹranko tí mò ń fún ní jíjẹ mímu, wò ó mọ́ mi lára, gbogbo ohun tó ń bà mí nílé, bà mí sọ di fufu yẹ. Kódà Ọlọ́run ó sì bá a sọ di fufu yẹ láì Láìṣe wàhálà, tí Ọlọ́run bá sọ di fufu yẹn, tí ó ke ísoro rẹ̀, yóò sì di pẹ̀tẹ̀ lẹ́. À, nǹkan ọ̀sìn, tí a bá tún máa fẹ́ wò tó bá jẹ́ ní pípa ní jíjẹ, bí èèyàn bá lóhun ní àgbò, tí ì ṣe ẹyọ kan, tí ì ṣe méjì. Tí ẹran bá ń wù ú jẹ, ó lè mú kan kó pa bó já adiìyẹ́, ó lè mú kó pa tó bá fẹ́ fowó ra rú e. Ẹ̀mọye tí ó rà. So, sísin nǹkan ọ̀sìn ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo sin ni.

Ah, mo fẹ́ràn láti lọ sí etí òkun. Àkọ́kọ́, ìdí tí mò ń ṣe fẹ́ràn láti lọ sí etí òkun ni wípé tí ẹ bá dé etí òkun, ah, àwọn atẹ́gùn tó máa ń fẹ́ níbẹ̀, ẹ máa wope ah, eleyi tun ko idáye síi. Àkọ́kọ́ ni ẹ́ lẹ́keji ẹ wà ri oríṣi ohun mèremère tí Ọlọ́hun dá pé ha, odò ni ó torí tó báyi. Kódà tí ẹ bá wàa n be, ẹ lè ní àrojinle nígbà ti ó de ilé-ayé. Se àwa lé ayé wa ṣeere ni? Se àwa lé ayé wa jẹun ni? Se àwa lé ayé wa gbádùn ni? Àbí àwayé wa jẹ́ yìnṣẹ́ tí a ṣe àbí àwaye láti wá gbébẹ̀ fún gba díẹ̀ ká sí kúrò n bẹ̀? Kódà èèyàn máa ń ní àrojinle rere pé báwo ni àwọn nǹkan yìí, báwo ni wón ṣe dé bẹ̀? Àwọn ẹ̀mí wo lo n se-, àwọn wo ló ń ṣẹ́ mi nínú omi? Àwọn wo ni ó ń ṣẹ́ mi létí òkun? Àwọn ẹ̀yan lárira wa ó pọ̀ nù taari, ó pọ̀ nù taari tó n gbe ilé-ayé. Kódà bí èèyàn bá tún fẹ́ wò, tí èèyàn bá wo oríṣiríṣi ẹja, ṣe ẹja kéékèèké tá ń jẹ ní a fẹ́ sọ nì, tí ó tàn mọ́? Àbí àwọn ẹja nila to je pé ó lè gbé eeyàn mẹ́ta mi lẹ́ẹ̀kan náà tí kò sì ní wú, tí ò sì ní sọ pé òun ti gbéyàn mi jù. Àbí àwọn ẹja tó jẹ́ pé bí ẹ bá fọwọ́ kàn bí ìgbà tí iná gbé yín ni lẹ fẹ́ sọ nì? Àbí àwọn ẹja tó jẹ́ pé kódà èèyàn ò lè jẹ́ to bá jẹ́, ó gbọdọ̀ kú? Bí àwọn kan ṣe jẹ́ wòsàn, fara. Làwọn kan jẹ́ àlèébú náà fara bó bá jẹ. Ṣé alákanla fẹ́ sọ nì? Ẹ̀wọ̀ ara tí Ọlọ́hun falaka da. Gbogbo ara ló lè ko ko ko ko ko ko ko. Ẹ sì mọ̀ jẹ, yóò sì máa dùn. Ẹ sì jẹ àwọn tó jẹ́ pé ara wọn rí dùnmu dùnmu dùnmu dùnmu dùnmu. Àkééké bẹ bá lè jẹ, ṣé ó dùn lẹ́nu ni? A kan sì rè bí ẹ bá jẹ, ẹ mọ̀ fẹ́ lé sukùn lẹ́mọ̀ jẹ. To ibí etí òkun, bí èèyàn bá wàa n be yìí ó lá àròjinlẹ̀. Kódàẹni tí ò kí ń wònu, tí ò wònu ri, bó bá wà létíkun, yóò gunú. Yóò wò pé bó ni ìgbésí ayé òun ń lọ, bó lo òun ti fẹ́ ṣe lé ayé òun, níbo lo òun ti ń bọ̀, níbo lo òun bá dé, níbo lo òun ń lọ. Nígbàgbọ́ temi ò, bí èèyàn bá wà létí òkun, yóò mọ̀ tí tó bí Ọlọ́hun, àfẹ́ni Ọlọ́hun bá fẹ́ sọ nù. Gbogbo bá jẹ́ ẹni tí Ọlọ́hun ò ní sọ nù, yóò mọ̀ tí tó bí Ọlọ́hun. Láta rí bẹ́ẹ̀, ó lè dẹ ní ọ̀la. Láta rí bẹ́ẹ̀, ó lè dẹ ní ìmọ̀ná. Láta rí bẹ́ẹ̀, ó sì lè dẹ ní àlù. Bàkan méjì ni ilé-ayé. It's either you know the way, you know the right way or you know the wrong way. So ilé-ayé ṣi ba nì, àmọ́ mo fẹ́ràn kí èèyàn wà létí òkun kó mọ̀ ba fẹ́. Bo bá ń gba fẹ́ kò ní rántí ǹkan kán mọ̀. Gbogbo ìṣòro tó bá ní ga kódà yóò gbé tí sẹ́gbẹ̀ẹ́ kan ni pé ilé-ayé dùn, ẹja de jẹ.

Ṣé mo ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Mi kì í ní ìrora o. Ó máa ń wù mí lọ́pọ̀lọpọ̀ igbà láti bá àwọn ènìyàn sọ̀rọ̀, láti ṣe àpèjúwe ohun tí ile ayé jẹ́, níwọ̀nba làákàye tí Ọlọ́run fún un. Kódà inú mi máa ń dùn tí mo bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí okoòwò mi. Àbí tí mo bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn lórí ohun tí ó ń lọ ní ayé. Bíbó ni ayé ń lọ. Àbí tí mo bá ń ṣàlàyé àwọn ohun mere'mere tí wọ́n ti fi ẹ̀rọ ayára bí àṣá tó ti fi ṣe. Tí mo bá ń ṣàlàyé fún àwọn èèyàn nígbà tí mo bá ń sọ̀rọ̀. Mi kì í ní ìrora o. Àgàgà tí àwọn èèyàn bá ti wà ń takùrọ̀sọ tí wọ́n ń bèére lọ́wọ́ mi pé, à, báwo le lè'yi ṣe ri? Báwo ni tọ̀ wún ṣe ri? Inú mi máa ń dùn tí màá le ṣàlàyé. Kódà mo máa ń gbàgbé ara tí a jọ́, ṣòrò ṣòrò ṣòrò ṣòrò pé, à, ibi tí eléyi dé dúró rè o. Ibi tí eléyi tí wọ́n sọ pé ó ń lọ lè léyì o. Tá jọ̀ọ́ máa takùrọ̀sọ. Táà máa sọ gbèdéke. Ibi tí ayé dé. Ibi tí, ẹ́, tí à ń pè ní tẹkinọ́lọ́jì tó mu, tó mu ayé dé. Ibi tí ayé gan-an o lè ro pé ó ń lọ. Tí tẹkinọ́lọ́jì tó ti mu ayé dé bẹ. Tí mo bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀, tí a bá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́. Àbí tí mo bá ti ń sọ̀rọ̀ pàtàkì okoòwò ọjà tí mò ń ta. Tí mo bá ń ṣàlàyé fún àwọn èèyàn pé kí í ní ìrora kankan. Inú mi a máa dùn pé, à, ṣé èmi náà ni mo ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn tí wọ́n ń fi ara ba lè gbọ́ mi? SE mo lè ṣe ru kan bá i ṣá? Torí nígbà, nígbà èwe, mi un rò pé mo lè ṣe o. Àmọ́ níìsín, ìgbà tá a gba ti dé, à, èèyàn náà wò pé, "Eh, ṣé mi mo lè mọ̀ fún àwọn èèyàn ní ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ó sì dúró, tí wọ́n ó mọ̀ tẹ́ti igbo ohun tí mò ń sọ? Ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ̀ọ́ tí wọ́n kò mọ̀ tẹ́tí igbo ohun tó ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ ló wù kó máa sọ, kó máa sọ'ro ni wájú àwọn èèyàn. Táyé ò fún. Tolòrun ò fún ní àǹfààní bẹ́ẹ̀. Torí ẹnikẹ́ni tó bá ní, níru àǹfààní bẹ́ẹ̀, kí inú rẹ̀ dùn sí. Torí ọ̀pọ̀lọpọ̀ ló ń wá wò àǹfààní bẹ́ẹ̀ tí wọ́n rí. Kódà tí wọ́n sì lè rí láilái. Kì í ṣe mímọ̀ ṣe gbogbo wa. Kì í ṣe mímọ̀ ṣe. Àìmọ̀ iye àwọn tó tún lẹ́nu tí wọ́n fẹ́ sọ tí wọ́n à lè sọ. Tí wọ́n ń jeun láti ẹnu t'òrò jáde nbẹ̀. Kí ni k'áwọn yẹn ṣe fún ọlọrun? But k'áwa dúpe, pe a lẹ́nu, a lè fi jẹun, a lè fi sọ̀rọ̀. Kí ni ìrora tó wá fẹ́ wà níbẹ̀? Nígbà táa bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èyàn, tí à ń fi ọ̀nà han àwọn èyàn pé báyìí ni kí ẹ ṣe, báyìí ni kí ẹ má ṣe. Léwu o mi. Èmi ò kí í ní ìrora kankan.

Se mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá, mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá a. Àmọ́ kì í ṣe gbogbo gbà ni mo máa ń lọ. Mo máa ń wo àwọn nídìí wípé mo máa ń wo àwọn kan tí wón máa ń ṣe lórí tẹlifísàn bí a ṣè lè ṣe ìdárayá. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tí torí tẹlifísàn ni mo máa ń ṣe torí àkókò ń gba. Nígbà mìí kì í gbà mí láyè e láti lọ sí ilé ìdárayá. So fún ẹ̀ yìí, àwọn tí torí tẹlifísàn ni mo máa ń tẹ̀lé tí a tó máa ń ṣe eré ìdánilárayá láàárọ̀. Tó bá sì ti di alẹ́, màá pèé tí torí fóònù mi, màá fi ṣe eré ìdánilárayá kí ara mi lè le kọ kọ kọ kọ kọ. Nígbà tí mo wà níké ní ilé ìwé alá, a ilé ìwé gíga ni mo máa ń lọ dáadáa tí mo máa ń lọ bá wọn ṣe ìdárayá. Nígbà náà, eré sísá ni mo fi ewú wo sílẹ̀ fún, tí mo máa ń bá wọn ṣá hundred meter, two hundred meter. Àmọ́ kété tí mo kúrò ní ilé ìwé gíga, kò sí àǹfààní fún mi láti ṣe eré ìdánì, eré ìdárayá púpọ̀ torí ìletò tí wón mu mi lọ láti lọ ṣe àgùnbánirọ̀ kò sí ààyè fún gbogbo rukan bẹ́ẹ̀. Ìletò tó jẹ́ pé igbó lo pọ̀ jù níbẹ̀ ju. Ṣé inú igbó ni n sì ti wa mọ́ lóun fẹ́ ṣe eré ìdárayá ti mọ sa sọsun, sa sóṣee tí ọ̀nà wọn ò sì ṣe dáadáa. Kódà odò lọ́pọ̀ jù níbẹ̀ yẹn. Ní ò fi rọ̀ mi lọ́run ún láti ṣe eré ìdárayá. Nígbà yẹn tí mo fi fi lé òǹgà pàtó lo jẹ́ kí n fi eré ìdárayá ya sílẹ̀. So àmọ́ ní ìsìn tí mo bá ti ní àǹfààní díẹ̀ tí mo bá ti ráyè ni mo máa ń ṣe títàwọn orí tẹlifísàn. A ti wipé ìtọ́ni ọmọ nílẹ̀ e wa yìí kò fún wa láàyè láti lọ ṣe gbogbo àwọn nǹkan bẹ́yẹn. N ti e bá ti lẹ́ẹ̀ múra fún ọmọ ilé ìwé, ó fẹ́ lọ ilé ìwé, e n dáná fún ọmọ ilé ìwé, ó fẹ́ jẹun. Kò sí àǹfààní fúnyàn. Àfi tó bá jẹ́ pé inú olùde gbogbo ohun e n tèyàn ṣe ǹ gàn, eré ìdárayá ni. Àfi tó bá jẹ́ inú olùde nikan tí wọ́n wà lọ́ludé ni n máa tún láǹfààní láti lọ. Tí ó bá ti n se bẹ̀e, kò fi bẹ́ẹ̀ ṣi aàyè fún mi láti lọ ṣi eré ìdárayá níbi àwọn eré ìdára, lé àwọn eré ìdárayá.

Ṣé mo fẹ́ràn? I'm coming. Ṣé mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? À, mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀. Àgàgà tó bá ti di alẹ́, tí àwọn ìràwọ̀ orun bá tàn. Àh, tí ẹ bá wo lókè lójú sánmọ, inú ni á dùn pé à, àwọn imole kẹ̀kẹ́kẹ̀ ní eleyi tí ò ṣe é pa. Àh, inú mi máa ń dùn tí n ba ń wo àwọn ìràwọ̀, torí ó máa ń mú mi rán tí ìgbà ewe. Tí a bá rí àwọn ìràwọ̀ tí ó mọ́lẹ̀ doo gbogbo wa, àwa máa sọ pé à, ìràwọ̀ tì temi ni eleyi, ìràwọ̀ bàbá mi ni eleyi, ìràwọ̀ ìyá mi ni eleyi Kò sí ẹni tó lè sọ pàtó nígbà tí a dàgbà ní ìsinyìí pé ìràwọ̀ ti oun ni eleyi. Àmọ́ nígbà yẹn, a ní ìgbàgbọ́ pé ìràwọ̀ ẹnì kọ̀ọ̀kan wa, òun nìyẹn lókè ní iletó ta wà. A ní ìgbàgbọ́ páwọ̀ tí a wà ní ileto yẹn, ìràwọ̀ tiwa ló wà ńbẹ. Àwọn tó wà ní iletó ti oun, ìràwọ̀ tiwọn ló wà lókè. Ṣé ẹ mọ̀ pé opo ninu ohun tí wọ́n fi ń tan ọmọdé jẹ nígbà kékeré tí wọ́n o ní, wò ìràwọ̀ tó mọ́lẹ̀ lókè yẹn, ìràwọ̀ rẹ ni. Ó fi hàn pé ó lowo láyé, ó lọ́lá láyé. Àì mọ iyàwọn tí wọ́n sọ fún, tí wọ́n ni nkankan. Lo fi di agbọn, wọ́n dàgbà pé à, kii se gbogbo ìràwọ̀ tó wà lókè ló jé ìràwọ̀ wa. Kò sí ẹni tó lè kò sí ẹṣin tó fi ìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ìràwọ̀ yẹn ni ìràwọ̀ wa. Àwọn agba kan maa n fe sọ fún wa ni Àwọn gbogbo wa tí kò sí gbogbo ìgbà tí ẹ̀yin bá gbójú sókè tí ń wo ìràwọ̀ lálẹ́, inú rẹ á máa dùn pé à, àgàgà tí bàálù bá wá ń kọjá láàrín rẹ̀ tí ó ń tanná. Inú yẹn á máa dùn pé à, ìràwọ̀ mi leleyi o, ìràwọ̀ mi ló sáná. Kódà àwọn ìràwọ̀ satellite tó wà lókè, a ní ìgbàgbọ́ pé ìràwọ̀ wa ni Tí ó si rí bẹ́ẹ̀. Àmọ́, n ti àwọn bàbá wa ti fi tan wa je n gbà n lo je a ní ìgbàgbọ́ pé à, ìràwọ̀ wa leleyi, ìràwọ̀ wa leleyi.

Ṣé mo máa ń ṣe ìtọ́jú ọjà mi? Mo máa ń ṣe ìtọ́jú ọjà mi gan. Àkọ́kọ́ bí mo ṣe máa ń ṣe ìtọ́jú ọjà mi re, tí mo bá ti ṣe ilé ìtajà mi, màá kọ́ gbà gbogbo ilé ìtajà mi, màá gbà gbogbo inú ilé ìtajà mi, màá bọ́ síta, màá gbà gbogbo ilé, gbogbo àyíká ilé ìtajà mi. Ìdọ̀tí tí mo bá gbà jọ, màá kó, màá lọ dà sínú ike ìdálẹ̀ sí mi. Tí mo bá ti wá dà sínú ike ìdálẹ̀ sí mi tán, màá padà sí inú ilé ìtajà mi. Gbogbo ṣẹ́ẹ̀fù tí mo kan, tí mo kó àwọn ọjà sí, màá gbọn gbogbo ẹ. Gbogbo ọjà mi, màá gbọn. Màá wá tò ó ní ẹsẹ ẹsẹ. Ibi tí ó yẹ kí dúdú wà, màá gbé dúdú síbẹ̀. Ibi tí ó yẹ kí aláwọ̀ funfun wà, màá kó aláwọ̀ funfun síbẹ̀. Ibi tí a sì gbé síra wọn ní oku ọjọ́ kan, tí ọjọ́ kejì bíi iru àna, èyí tí a sì gbé síra wọn, máa mu, màá gbé sí ibi tí ó yẹ kí ó wà. Gangan, màá gbé síbẹ̀

Nígbà wo ni mo káyàn lọ wo eyín? Nígbà tí mo keyin lọ wo eyín kò ju bi osu meji lo se yin ni sin tori o ko. Ju bí ọ̀sẹ̀ méjì lọ níìsín, torí eyín jẹ́ bí ọ̀rẹ́ sí mi, tí ó sì jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀lọpọ̀ ní gbogbogbà. Bí mi ò gbé gan, yóò pè mí ní ẹ̀rọ ilewọ mi pé "à, o mo tó jo meta báwo ni ilé Báwo ni business? Báwo ni ọjà mi? Ṣé àwọn olùbárà mi ṣe wọ́n ń bá mi rajà? Ṣé o sí wàhálà?" Tí èmi náà sì nífẹ̀ẹ́ sí, tí mà sì dáhùn ìbéèrè rẹ̀. Àmọ́, ọ̀nà re jẹ́ sí mi, bí ó ṣe jẹ́ pé a kìí ríra ní gbogbogbà. Àmọ́ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn níìsín ni mo lọ sí ilé idáadáa tí óun náà tí mo lọ ṣe àbẹ̀wò sí. Pé, ṣé kò sí wàhálà o, asiko ọdún, a kó aṣẹ kú ọdún, ẹ̀mí aṣẹ pupọ̀, ọdún yìí á dáa fún wa o. Aari batise àári ona gbegba tí a sì jọ fọ̀rọ̀ jomi tóró oro nípa ètò okòwò wa àti ntí a ní lọ́kàn láti ṣe ní ọjọ́ iwájú.

Ah, ibo ni mo ti fẹ́ lo ìsinmi mi? Ó wù mí kí n lo ìsinmi mi ní ìlú èyínbò tí à ń pè ní Canada. Wọ́n sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ibẹ̀ òjò ní àdúgbò bẹ́, òjò kìí rọ̀ àmọ́ yìnyín ni ó máa ń jábọ̀. Mi ò sì tíì rí yìnyín rí. Ó wù mí kí n rí yìnyín, kí n wò ó bí ó ṣe máa ń rí, torí pé wọ́n ní tí o bá di àsìkò yinyin, kódà yóò bo gbogbo mọ́tò wọn, yóò di gbogbo ẹnu ọ̀nà wọn, wọ́n ò ní le jáde pé àwọn ń lọ sí ibi iṣẹ́ òjò wọn. Mo máa, yes, mo máa ń rí i ní, mo máa ń rí i ní orí tẹlifísàn ni, mi tì í fi ojú ri rí. Ó wù mí kí n fi ojú mi rí bí ó ti ṣe rí, bí ó ti ṣe funfun báláwù. Ó wù mí kí n, kí n rí bí yìnyín ohun bí ó ti ṣe máa ń rí. Ìlú, wọ́n sì royin pé ìlú Canada, ìlú tí ó kún fún wàrà àti oyìn ni, pé ilé ìgbafẹ́ wọn ó láárín rin pẹ́ ọ̀pọ̀lọpọ̀.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni mo fẹ́ràn jù lọ. Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ti ní bù sí mi kí n, kí n gbá ṣe ọ, tí wọ́n máa ń lo ẹyin tí à ń pè ní table tennis. Mo fẹ́ràn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nítorí wípé ó máa ń mú inú mi dùn. Bí i-- mo bá sì fẹ́ gba, ènìyàn méjì ni yóò gba. Ènìyàn kìn-ín ni yóò wà ní ẹgbẹ́ ọ̀tún, ènìyàn kejì yóò wà ní ẹgbẹ́ òsì. Wọn ó sì mú pákó tí à ń pè ní bátì dání. Wọ́n mú ẹyin kékeré tí à ń pè ní ẹ́gì, wọ́n mọ gbà síra wọn. Bí i-- mo bá sì fẹ́ gba, ènìyàn méjì ni yóò gba. Wọn sì máa lò ó ní seven, twelve, twenty one, even àwọn kan máa ń lo fifteen. Tó jẹ́ pé wọ́n ò jọ mọ gbà síra wọn títí tí wọ́n fi mọ ẹni tí ó gbé gbá oró ké níbi gbà sí mi kí n gbá ṣe ọ tí oní tábìlì. Mo fẹ́ràn eré ìdárayá òun náà tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé tí mo bá ń jáde lọ ibikíbi tí mo bá ti rí tí wọ́n ti ń gba, n yí sì tẹ̀sìdúró díẹ̀, n yóò rán wọn kí n tó máa lọ sí ibi tí mo bá ń lọ. Ó máa tún jẹ́ kí, ó máa tún jẹ́ kí ara àwọn tí ó bá ń gba ó ṣe yékéyéké torí wọ́n ò mọ lọ sọ́tùn, wọ́n ò mọ lọ sí òsì ni, ní gbígba rẹ̀. Wọn ò mọ lọ sí ọ̀tún, wọ́n ò mọ lọ sí òsì ni tí wọ́n kò mọ gbà sí, tí wọ́n kò mọ gbà sí ara wọn. Tí wọ́n mọ gbà sí ara wọn, tí wọ́n mọ gbà sí ara wọn. Tí wọ́n mọ gbà sí ara wọn. Eléyìí, ó máa ń wumi lọ́pọ̀lọpọ̀ ìgbà tí, tí ó jẹ́ pé ìgbà mí ì gan, èmi ni á dúró tí màá gbà tó fi mọ́. Ìgbà tí mo wà nínú oyún, èmi náà máa ń bá wọn gba láti fi ṣe ìdárayá lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó dá ọ gan ni torí pé gbogbo ara, gbogbo ara ni èyan ò mọ fi ṣe ìdárayá kì í ṣe pé yóò fi síbi kan jú bí kan lọ bí àwọn tí ó ń gbé wéigtì níìsín. Sẹ́ ì mọ̀ pé tí wọ́n bá ń gbé, ẹyin tí wọ́n máa ń gbé, apá tàbí àyà wọn ló máa ń fi sí, fi ṣe eré, ẹrẹ́, ìràgbà sí mi kí n gbá ṣe ẹlẹ́yin. Ohun ò ri bẹ́ ràrá. Mo nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Báwo ni mo ṣe máa rántí àwọn ọ̀rọ̀ àṣìná mi? Ah! Ọ̀rọ̀ ńlá ni Ẹ béèrè yìí. Bí mo ṣe máa rántí àwọn ọ̀rọ̀ àṣìná mi ni wípé tí mo bá wo ohun tí mo ti ṣe lórí oko oòwò mi àbí lórí ìgbésí ayé mi, inú mi á dùn. Gẹ́gẹ́ bí ọjọ́ kìíní àná tí mo fẹ́ bẹ̀rẹ̀ oko oòwò mi. Ìgbà tí mo bẹ̀rẹ̀ oko oòwò náà, oṣù kìíní, oṣù kejì mi ò rí yàtọ̀, oṣù kẹta, ó ń lọ ọdún kan, mi ò rí yàtọ̀. Ìgbà tí mo wá fi ọ̀wọ̀ lọ, àwọn agbani-ní mọ̀ràn pé mó ti bẹ̀rẹ̀ owó oko oòwò yìí, mi ò rí yàtọ̀, ó ti ń lọ oko ọdún kìíní. Ni àwọn afúnni-ní mọ̀ràn, wọ́n bá ni, "Owó wo ni mo fi ń ṣe oko oòwò?" Mo ní, "Owó tó jẹ́ ènìyàn ara mọ́, ènìyàn ara mi ni mo ní, ni mo fi ń ṣe oko òowò." Àh! Àgbani-ní mọ̀ràn yẹn bá mi ní, "Òun ò bá fún mi ní mọ̀ràn kan tí mo bá lè tẹ̀lé." Mo ní, bí imoran máa wọ? Ó ní, "Tí mo bá lè lọ yá owó láti máa fi dókòwò." Àh! Mo ní, "Yá wo fi dókòowò? Mo ní owó tí mo lè fi dókòwò." Ó ní kí n gbìyànjú lọ yá owó tí mo fẹ́ fi dókòwò tí ó sì ní gbèdéke ìgbà tí màá san. Padà. Ó ní, "Tó bá jẹ́ pé eǹ to ní èlé ni, dédé. Bo bá sì jẹ́ pe eǹ tí ò ní èlé ni, dédé. Àmọ́ tó bá jẹ́ eǹ to ní èlé kó má jẹ́ eǹ tí èlé rẹ̀ pọ̀ jù." Mo bá ni, "Àh! Bí hiń bá wá rí owó náà san ńkọ́?" Ó ní, "Kò sí. Kí n sá gbìyànjú kí n lọ yá." Mo bá ni, "Mo bá gbà sí lẹ̀nu torí ó jẹ́ ẹni tí mo fi ọkàn tán." Mo bá gbà sílẹ̀ mi. Sẹ́ wá rí tí n bá ti wá gbogbo ìgbà tí mo bá ti wá ra ọjà, tí mo bá ti ń ta ọjà náà, yóò mọ wá sí mi lọ́kàn pé, "hin mọ̀ sán owó yi padà? Ìyí mọ̀ sá wó ìpadà?" Tí n bá ti fẹ́ ná n bẹ́ẹ̀, hin sọ pé, "Ọjọ́ báyìí ni mo máa gbọdọ̀ san wó. Ọjọ́ báyìí ni mo máa gbọdọ̀ san wó." Eléyìí fún mi láǹfààní láti máa ki owọ́ bọ owó oko oòwò mi bí mo ṣe ń kiwọ́ bọ tẹ́lẹ̀. Tó jẹ́ pé ìgbà tí ó jé emi ni mo ní, màá wo pé, "Ẹ̀h! Ṣé bí emí mo ní, mo lè ná bí ó ṣe wù mí?" Sẹ́ rí ìgbà tó máa fi di èyín oṣù mẹ́fà, mo ti rí ìyàtọ̀ níbi oko oòwò mi. Torí mo nípa yà pé owó yìí mo gbọdọ̀ dá padà. Tí n bá sì dá padà, ọjà gbọdọ̀ wà ní ṣọ́ọ̀bù. Mo gbọdọ̀ rí kóko pé ǹtẹ̀ mi náà ń rí lára owó tí mo yá yii rẹ̀. Ó wá mú mi ní ìfọkànsì oko oòwò mi. Ó jẹ́ pé tẹ́lẹ̀ tí n bá fẹ́ ṣe ilé ìtajà mi, mo lè wí pé mo fẹ́ sùn díẹ̀ tí mi ni tètè ṣi tó jẹ́ pé yóò di ago mẹ́wàá kí n tó ṣi. Àmọ́ láti ìgbà tí mo ti gba owó náà, ago méje ó pẹ́ jù mo ti ṣi ilé ìtajà mi. Hín tí mo retí àwọn tí ó bá mi rajà, hin tu wá dúró titi di ago mẹ́wàá kí n tó tii ilé ìtajà mi torí iṣẹ́ mi ó jọmọ́ ní àtàarọ̀ títí di ago mẹ́wàá ni àwọn oníbàárà mi máa ń wá. So ní àárín oṣù mẹ́fà tí mo fi ṣe oko-- tí mo fi gba owó náà torí owó náà, ẹ̀yin ọdún kan mo gbọdọ̀ dá padà. Mo ti rí àgbéga àgbéga nídi oko oòwò mi. Ó wá di pé ìgbà tí mo wá da owó náà padà, mo wá rí pé ìtẹ̀síwájú ń bá oko oòwò mi torí pé mo ti ní ìgboyà láti mọ̀ pé gbogbo owó ìtajà, owó tí ń fi ń ṣòwò eyan o kì í na ní ìnákuna. Èyí dùn mọ́ mi ni. Mo fẹ́ lè sọ pé yíyá owó ló mú oko oòwò mi gbémi láti ìgbà tí mo ti ń ṣe é.

Oṣù wo ni wọ́n bí mi? Oṣù kẹsàn-án nínú ọdún tí à ń pè ní September. Oṣù kẹsàn-án, ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ọdún ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́sàn-án ó lé ọgọ́rin. Ni ọjọ́ Monday, ni dédé aago méje àṣálẹ́ ni wọ́n bí mi. Ọjọ́ yìí jẹ́ ọjọ́ pàtàkì tí mo máa ń bu ọlá fún ní gbogbo ìgbà tí ọjọ́ náà bá ti dé pé, "hà, ọjọ́ tí mo délé ayé lélẹ̀ yìí, tí mo wá wò bí ilé ayé bí ó ṣe rí." Ọjọ́ tí inú àwọn òbí mi dùn jù lọ ni ọjọ́ yìí nítorí pé àwọn òbí mi wọn kò tíì bí obìnrin kankan. Èmi ni obìnrin àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ bí. Èmi sì ti ní ọmọ ẹlẹ́ẹ̀kẹfà nínú ọmọ méje tí wọ́n bí. Só ó dùn àwọn òbí mi ninú lọ́pọ̀lọpọ̀. Gbara, nígbà tí wọ́n bí mi pé àwọn náà ti bí obìnrin torí gbogbo ọmọ tí wọ́n bí síwájú mi ọkùnrin ni. Wọn kò bí obìnrin kankan. Fún ìdí èyí, èmi ni obìnrin àkọ́kọ́. Bo bá ti wá di gbogbo àsìkò yìí tí à ń pè ní, tí à ń pè ní oṣù kẹsàn-án oṣù kẹsàn-án, tí ó jẹ́ oṣù kẹsàn-án nínú ọdún, inú mi máa ń dùn. Mo máa ń pe àpèjẹ fún àwọn ọ̀rẹ́ mi àti ojúlùmọ̀ pé ẹ wá bá mi yọ, ẹ wá bá mi dupe Ìní ni ọjọ́ ìbí mi. Ení ni ọjọ́ tí wọ́n bí mi tí ó le kàn sí. Mo máa ń gbìyànjú láti kó àwọn ènìyàn ní ẹnu ìjọ, láti kó àwọn ènìyàn ní ẹnu jọ ní ọjọ́ náà.

Ṣé mó ní aṣọ wíwọ̀? Ha ha Ọlọ́run má jẹ kárí kò ṣe dáadáa. Mo ní aṣọ wíwọ̀ tí kò dá tó jẹ́ pé aṣọ òtútù, aṣọ ọgbà ẹ̀wọ̀n, aṣọ ọgbà ooru tí ó wà ní ọ̀tọ̀ọ̀tọ̀, aṣọ iṣẹ́ tí mo fi ń ṣe iṣẹ́ ó wà ní ọ̀tọ̀, aṣọ tí mo máa ń fi ń bá tí mo máa ń fi lọ òde ó wà ní ọ̀tọ̀. Àwọn aṣọ tí mo ní tí mo fi ń ṣíṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni, èyí tí mo fi ń lọ sí ọ́fíìsì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Koda, Èyí tí mo fi ń lọ sí ilé ìgbafẹ́ ó yàtọ̀ ní ọ̀tọ̀, ó wà ní ọ̀tọ̀

Nígbà wo ni mo kányìn lọ sí ọjà? Tí ó bá jẹ́ ọjà ti oúnjẹ tí à ń pè ní food stuff, ìjẹta àná, bẹ́ẹ̀ni, àná ni mo lọ sí ọjà tí mo lọ ra tí food stuff tí à ń pè ní oúnjẹ sílé. Àmọ́ tó bá jẹ́ tí o kò wò mí ni, ọ̀sẹ̀ tó lọ ní ọjọ́ Ààlàmísì ni mo kányìn lọ sí ọjà tí mo lọ ra àwọn ohun tí àwọn oníbàárà mi ń bèrè tí mo mọ̀ pé mí ò ní. Nígbà tí mo sì dé ọjà, nígbà tí mo sì dé ọjà, nígbà tí mo sì dé ọjà, nígbà tí mo sì dé ọjà, wọ́n fi, wọ́n fi àwọn ohun, ohun àwọn product kan, wọ́n tún fi hàn mí tí wọ́n polówó tí ó ṣẹ̀ jáde, tí wọ́n polówó fún mi, tí wọ́n polówó fún mi tí ó ń dènà arun àtọ̀sí gonorrhea, syphilis tí wọ́n fi hàn mí tí mo si ńi láti ṣe àyẹ̀wò rẹ̀ kí n tó kowo le da. Ìgbà tí wọ́n ṣe, ìgbà tí wọn ò gbọdọ̀ rí mọ́ ní ọjà tí à ń pè ní expiry date, àwọn èròjà tí wọ́n fi ṣe, mo ń láti yẹ wọn wò fínnífínní. Mo sì wo àwọn tí ó ṣe ògùn yìí tí a mọ̀ sí brand. Mo wo àwọn tí wọ́n ṣe tí kì í ṣe àwọn tó jẹ́ pé a pọ ògùn pèké ni, mo sì wo wọ́n. Then, mo wo profit margin tí à ń pè ní gágà tó wà láàrín èrè tí oníba, tí oníṣòwò má ń rí. Mo tún yẹ ìyẹn náà wò kó tó di pé mo dáwọ́lé pé bóyá ọjà. Mo tún wo bí wọ́n ṣe ṣẹ́ tí à ń pè ní branding pé ṣé ọjà tí ó jẹ́ pé tí oníbàárà bá rí yóò wù láti ràá, yóò wù láti rà á ni àbí bẹ́ẹ̀ kọ́. Òun náà mo tún yẹ gbogbo àwọn ìpele yìí wò. Ṣé ọjà tó jẹ́ pé tí èèyàn bá tò sí orí igbá ni yóò wu àwọn oníbàárà ni? Mo tún yẹ ìpele pé ṣé àwọn o, àwọn ọjà tó jẹ́ pé tí oníbàárà bá rà kò ní ṣe àkóbá fún ìlera ara wọn àti, ah, àlàáfíà wọn Gbogbo ìgbésẹ̀ yìí ni mo gbé nígbà tí mo dé ọjà tí mo lọ ra ohun àwọn ọjà tí mò ń tà.

Ṣe mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Àwọn òṣìṣẹ́ tí méjì tí mo ní àwọn tí wọ́n ń kọ́ nípa iṣẹ́ ẹ̀mí ni, tí ó jẹ́ pé wọn ò ní gbèdé kí pé iye báyìí ni wọ́n ń gbà ní oṣù. Àwọn tí à ń pè ní apprenticeship ni wọ́n. Ni àwọn méjì tí mo ní ní ilé ìtajà mi. Nígbà tí mo ní àwọn òṣìṣẹ́, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Ó kéré jù ẹ̀ẹ̀kan ní ọdún. Àmọ́ tí ó bá jẹ́ pé àsìkò tí okòwò yá tí mo rí ẹ̀ré ta bu wa níbẹ̀, mo mọ̀ pé láìsí wọn kò le sí èmi. Nígbà yẹn, mo máa ń fún wọn ní àfikún ní ẹ̀ẹ̀méjì lọ́dún. Torí ìdí tí mo ṣe sọ pé láìsí wọn kò sí èmi ni wípé tí mi ò bá dúró sí ibẹ̀ tí wọ́n bá ṣe okòwò mi bó ti ṣe wù wọ́n, kí ni, tí mo bá ṣe okòwò, tí wọ́n bá ṣe okòwò mi bó ṣe wù wọ́n Kí ni mo fẹ́, kí ni mo fẹ́ ṣe? Ṣùgbọ́n ètò orí rẹ̀ ni mo ṣe máa ń ṣe àfikún owó wọn. Nígbà tí mo bá rí pé okòwò mi ó ń gbé wù, ó ń lọ sí òkè ni mo ṣe máa ń ṣe àfikún owó wọn. Tí mo bá rí pé okòwò mi ó ń ṣe bákan, màá pè wọ́n jókòó, báyìí, báyìí ni okòwò ṣe ń ṣe, ẹ̀yìn náà, ẹri n tó ń ṣe lẹ. Wọ́n sì lágbòye nípa okòwò. Ṣo wọ́n kì í, fún idí èyi, wọ́n ò kí ń dá mi láàmú tí ó bá ti di ọ̀ro lórí àfikún torí wọ́n, àfikún owó oṣù torí àwọn náà mọ̀ pé kí wọ́n tó bèrè. Méjì, hundred naira. Torí àwọn náà mọ̀ pé ki wọ́n tó bèrè mo ti ṣe àfikún owó.

Báwo ni mo ṣe máa ń dáàbòbo ààyè ikoko rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Bí mo ṣe máa ń dáàbòbo ààyè ikoko mi lórí Íńtánẹ́ẹ̀tì ni wípé ohun tó bá jẹ́ kíì tí ó jẹ́ ikoko mi kí n gbe sí ẹ̀yìn rẹ ayélujára. Ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì mi kí n gbe síbẹ̀. Ohun tí ó bá bá okoòwò mi lọ tí mo bá fẹ́ polówó fún àwọn oníbàárà mi ni mo máa ń gbé sí orí Íńtánẹ́ẹ̀tì tàbí ìmọ̀ràn tí mo bá fẹ́ gba àwọn èèyàn pé báyìí ni ilẹ̀ ayé ṣe rí, dúró tí iṣẹ́ ọwọ́ rẹ, má wọ àgọ̀ alágbọ̀ ṣiṣẹ́. Irú àwọn nǹkan báyìí ni mo máa ń gbé sí orí Íńtánẹ́ẹ̀tì. Àmọ́ ohun tí ó jẹ́ ikoko mi ò kí n gbé sí ìnta. Tí kò dà, èè ọ̀rọ̀ lórí ìgbéyàwó mi ni, àwọn ọmọ mi ni, ìgbésí ayé tí mo ti lò sẹ́yìn ni, àwọn èyí tí mò ń lò lọ́wọ́ lọ́wọ́ ni, àwọn èyí tí mo tún ń gbèrò láti lò ní ọjọ́ iwájú, èmi kì í gbé kankan sórí Íńtánẹ́ẹ̀tì. Kódà àwọn fọ́tò tó wà níbẹ̀, àwọn fọ́tò tó ti pẹ́ ni mo gbé sórí Íńtánẹ́ẹ̀tì àfi tí n bá fẹ́ polówó ọjà mi, àfi tí n bá fẹ́ polówó ọjà mi ni mo máa ń gbé sórí Íńtánẹ́ẹ̀tì. Mi ò gbé sórí Íńtánẹ́ẹ̀tì. Mi ò gbé sórí Íńtánẹ́ẹ̀tì. Nǹ tí ó jẹ́ ikoko, ikoko lamo sí i. Nǹ tí ó bá yẹ kó wà ní gbangba, gbangba ni. Gbogbo ohun tí ó bá ti jẹ́ ikoko èmi ò kí n gbé sórí Íńtánẹ́ẹ̀tì bó ti wúre ọwọ́ mú.

Mo ní gíláàsì òòru tí mo máa ń lò láti fi dáàbò bo ojú mi tí mo bá ń rìn nínú òòrùn. Gíláàsì yìí ni mo nífẹ̀ẹ́ rẹ̀ dé bí pé nígbà tí ó bá di ìgbà tí mo bá ń rìn nínú òòrùn, òòrùn a máa kó sí mi lójú. Àmọ́ látàrí gíláàsì yìí mo máa ń fi dáàbò bo ojú mi nínú òòrùn tio si tio láti kí òòrùn má bá ṣe ìpalára fún, láti pé kí òòrùn má bá ṣe ìwà lára fún mi bí tí wòlẹ̀ ó mọ̀. Nitòrí rẹ̀ ni mo ṣe máa ń lo gíláàsì òòrùn. Nitòrí rẹ̀ mo ṣe máa ń lo gíláàsì òòrùn láti fi dáàbò bo ojú mi kí ojú mi má bá ní àkúdé kankan bí tí wòlẹ̀ ó mọ̀. Bí tí wulẹ̀ ó mọ̀. Mo máa ń lo.

Ṣé mo ní irun gbàn? Mi ò ní irun gbàn torí obìnrin ni mí. Mo sì ní ìgbàgbọ́ pé kì í ṣe gbogbo obìnrin ló máa ń ní irun. Obìnrin kì í ní irun gbàn, àwọn kọ̀ọ̀kan nínú obìnrin ni ó máa ń ní irun gbàn, wọ́n ò sì wọ́pọ̀. Rárá bó ti wulẹ̀ kí o mọ̀. Fún di èyí, èmi ò ní irun gbàn. Rárá bó ti wulẹ̀ kí o mọ̀, mi ò ní irun gbàn.

Mo fẹ́ràn orin kíkọ. Ah! Mo fẹ́ràn orin kíkọ, bí i pé nígbà tí ọkàn mi bá pòrúru, orin ni mo máa ń kọ. Nígbà tí tọkan mi bá pòrúru, orin ni mo máa ń kọ. Nígbà tí inú mi bá tún dùn, orin máa tún mú ṣẹnu pé Ọpẹ́ lọ́pẹ́ rẹ, Ọpẹ́ lọ́pẹ́ rẹ, ayé kì í bá ayẹyẹ mi, Ọpẹ́ lọ́pẹ́ rẹ. Tó bá tún wá le tí kò sí ibi tí màá gbé gbà, màá tún wá ni tí mo bá rí ohun tó jọ mí lójú, ṣubú àáná nlá. Tí mo bá rí ohun tó yá mi lẹ́nu, ṣubú àáná nlá. Torí ìdùnnú bá wọlé mi, àli a mú dú li laá. Torí ìdùnnú bá wọlé mi, àlé a mú dúrò lé nlá. Tí ń bá rìn tọ́ lọ́hun, ò fẹ́, astagfurullah, láì, láà, láì, láà, láì, làlà. Ah! Mo fẹ́ràn orin lọ́pọ̀lọpọ̀. Kódà tí iṣẹ́ bá gbó mi mú tí mò ń ṣiṣẹ́ ní ojú méjèèjì tí kò yẹ mi ibi tí mo fẹ́ gbé gbà tó ti dàrú, tí mo bá bẹ̀rẹ̀ síí gbọ́ orin báyìí, gbogbo àtúnte iṣẹ́ mi yóò máa wá ní ẹsẹ̀ ẹsẹ̀ ẹni, yóò mọ wá ní ẹsẹ̀ ẹsẹ̀ ẹni. Ah! Mo fẹ́ orin, mo fẹ́ orin púpọ̀ lọ́pọ̀ gan. Nítorí pé nígbà gbo ó máa ń ṣe ìtọ̀nà, ó máa ń ṣe ìtọ̀nà fún mi ní gbogbo ìgbà tí kò bá sí tí ọ̀nà bá dàrú níbi iṣẹ́ mi tí n mọ ibi tí mo fẹ́ gbé gbà tí mbá tí ń gbọ́ orin gbogbo rí mi yóò mọ̀ tó, yóò mọ̀ wá ní ẹsẹ̀ ẹsẹ̀ ẹni, yóò mọ mú mi rán tí àwọn tí mo ti gbàgbé tí sì mọ́ rán tí, tí sì mọ́ ṣe, tí ó sì máa jásánná. Ah! Mo fẹ́ràn orin o. Kódà níbi tí mo fẹ́ràn orin dé tí wón bá ní kí n wá gbòwó tí wọ́n ń play orin, mo lè mọ́ rán tí lọ bẹ. Ah! Mo fẹ́ràn orin, mo fẹ́ràn orin. Mo fẹ́-- kódà níbi tí mo fẹ́ràn orin dé, mo lè máa gbọ́ orin kí ń má jùún rara.

Ṣé mo mọ àwọn ará àdúgbò mi dáadáa? A, tó bá jé tí yẹn, mo mọ àwọn ará àdúgbò mi dáadáa. Ṣàṣà ni ẹni tí mi ò mọ̀, ẹni tí mi bà mọ̀ tí kò mọ̀ mi. A jẹ́ pé, ní èlé sọ pé mo mọ gbogbo wọn náà, àmọ́ ẹni tí ò bá mọ̀ mi a jẹ́ kó ṣẹ́ ẹ̀dá àdúgbò mi. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni mo sì mọ̀ dáadáa. Lati ilé Kíní dé ilé, gbogbo àwọn ará àdúgbò, kó dà àwọn tí kí wọ́n sì ní àdúgbò mi tó jẹ́ pé àdúgbò kejì ni wọ́n wà. Mo mọ̀ wọ́n torí ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó máa ń bá mi ra ọjà ní ó jẹ́ oníbàárà mi. Kódà ẹlòmíì, àdúgbò kẹrin sí wa ló ti máa ń wá, tí ó ti máa wá bá mi ra jà torí ọjà mi ó níí ṣe pẹ̀lú ètò ìlera àwọn ènìyàn. So ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀ mí láti ipasẹ̀ yẹn. Ká ní kì í ṣe irú owó yẹn ni mò ń ṣe ni, mo lè sọ pé mi ò mọ àwọn èèyàn. Àwọn tó rí okowo tí mò ń ṣe ó fún mi láǹfààní láti mọ àwọn tí ó jẹ́ ará àdúgbò mi dáadáa àti àwọn tí wọ́n kì í ṣe ará àdúgbò mi gan. Mo mọ̀ ọ̀pọ̀lọpọ̀ torí kò sí ẹni tí kò bi fi orí balẹ̀ wá sí, fi orí balẹ̀ sí ọ̀dọ̀ mi láti ra nǹkan. Bí wọ́n à rá ní ọ̀dọ̀ mi, bí mí ni, màá darí wọn sí ọ̀dọ̀ ẹlòmíì tí ó ń ṣe irú oko owó mi. So eléyìí fún mi ní àǹfààní láti mọ àwọn ará àdúgbò mi dáadáa tó fi mọ́ àwọn landlord ni o àti àwọn ayálégbé ni o. Ẹni tí mo mọ̀ tó fi mọ́ ọkọ ni o, ìyàwó ni o, ọmọ ni o, ẹ̀gbọ́n ni o, àbúrò ni o, à-à-à ẹbí ni, ará ni, ojúlùmọ̀ ni, kò sí ẹni tí mi ò fẹ́ dá mo. Kódà tó fi mọ́ àwọn tó jẹ́ pé wọ́n gbé ní àdúgbò wa, bóyá àdúgbò kejì wọ́n ń gbé tí wọ́n wá kí àwọn ará àdúgbò wa, kò sí. Bí wọ́n bá, ọjà mi jẹ́ ọjà tí ó jẹ́ pé gbogbo èèyàn máa ń lò lóòrèkóòrè. So eléyìí fún mi láǹfààní láti mọ ẹlòmíì, láti mọ ẹlòmíì. Eléyìí fún mi ní àǹfààní, eléyìí fún mi láǹfààní láti, láti mọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí oun ń gbé ní àdúgbò mi àti àwọn tí ń gbé ní àdúgbò kẹta, kẹrin, kẹrin, kẹfà sí mi. Kódà àwọn tí wọ́n ń gbé ní agbègbè tó tún jìnà sí mi tí ó ń naaṣẹ̀, bí àwọn tí wọ́n kẹ́ wa ṣe nǹkan ní àdúgbò, mo mọ̀ wọ́n torí látàrí pé wọ́n nílò ohun tí mò ń tà nípajawirii, èmi yóò ya ọ̀dọ̀ mi, yóò rà. Tí mo bá wá dé àdúgbò náà bóyá lẹ́yìn oṣù kan àbí oṣù méjì, màá wá bá wọn pade. Wọn máa ní, "à, ṣé edá wa mọ̀ ni? Àwa ni a wá bá yin ra ọjà nígbà báa yii". So ó fún mi láǹfààní láti mọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan. Débi pé mi lè rò pé mo lè mọ àwọn ènìyàn bẹ́ẹ̀. Ó fún mi, ó fún mi ní àǹfààní. Iṣẹ́ mi ó fún mi ní àǹfààní láti mọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ṣe máa ń wù mí, ló ṣe máa ń wù mí kí ń máa lo ẹ̀rọ ayélujára láti fi bá àwọn oníbàárà mi dọ́wo pọ̀, torí bí tí ẹsẹ̀ mi ò lè dé kí ọjà mi lè dé ibẹ̀, ó máa ń wù mí lọ́pọ̀lọpọ̀ wá. Tori ẹ́ẹ́ ni mo ṣe ti ní nípinnu pé owó tí mo bá kọ́ gbà, ẹ̀rọ ayára bí àṣá tí a ń pè ní kọ̀m̀pútà ní fi rà tí ń fi mọ̀ pọ́lọowó ọjà mi tí àwọn èèyàn ó fi mọ̀ nípa okòwò mi dáadáa.

Níbo ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí? À, ìbéèrè yíń. Yí ò lágbára o. Àmọ́, ibi ìpamọ́ ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Kọ́kọ́rọ́ mi máa ń wà pẹ̀lú mi ní gbogbo ìgbà ni. Tí mo bá kúrò ní ibi iṣẹ́ mi, kọ́kọ́rọ́ mi tí mo bá ti tí ilé iṣẹ́ mi, kọ́kọ́rọ́ mi yóò wà pẹ̀lú mi. Tí mo bá sì fẹ́ kí àwọn ọ̀ni, àwọn ọmọ iṣẹ́ mi, ó wá ṣíṣe ọfẹ, ó ní ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Kọ́kọ́rọ́ mi máa ń wà ní ìpamọ́ ni, níbi tí ẹni kánkan kò lè mọ̀, ibẹ̀ ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí.

Ṣé mo máa ń mu òògùn lójoojúmọ́? Mi ò kí ń mu òògùn lójoojúmọ́. Mo jẹ́ ẹni tó jẹ́ pé Ọlọ́run dá dáadáa, tó jẹ́ pé mi kì í fi bẹ́ẹ̀ ṣe àìsàn. Fún di èyí, mi kì í lo òògùn lójoojúmọ́ tí mi ò bá ní àìsàn kan tàbí kejì. Kódà òògùn tí a máa ń pè ní multivit tó jẹ́ pé àwọn kan wà tó jẹ́ pé wọn à lè ṣe kí wọ́n má lo lójoojúmọ́, èmi ò kí ń lo. Mo ní ìgbàgbọ́ pé tí èèyàn bá jẹ ohun tó dára, tó mu ohun tó dára, ohun tó jẹ èso tó dára, èléyìí gan sa ó ṣe, ó wà nípo multivit àti vitamin. Tí a bá wá sọ pé ní ara ríro, mo ní ìgbàgbọ́ pé kò ṣe dígbà tè èyàn bá lo òògùn kó tó di pé ara ríro yóò, yóò dúró. Ìgbàgbọ́ mi ni wípé tí ẹniyàn bá ṣe wàhálà, bó bá ti dé, kó bo omi sí balùwẹ̀, kó sanra, kó jẹ ohun tó da, kó fi ẹ̀gbẹ́ lélẹ̀, kó sinmi bóyá bí i wákàtí kan àbí wákàtí karùn-ún. Tí ó bá jí yóò rí pé ara rẹ̀ ó ti bọ́ sí ìpò. Ju kò wá máa sọ pé gbogbo ìgbà ara ró, ara ò ró, orí fọ́, orí ò fọ́, orí ò fọ́. Awá n a, mo ti ṣe wàhálà jẹ ń sùn, jẹ ń lo òògùn. Èéh, èmi ò ní ìgbàgbọ́ sí yẹn. Mo ní ìgbàgbọ́ nínú wípé jẹun tó da, mu òun tó da. Ni o-- lo òògùn ní àsìkò tí ara bá béèrè. Kì í ṣe pé kí èèyàn ni o-- lo òògùn ní àsìkò tí ara ò bá béèrè. Mi ò ní ìgbàgbọ́ sí. Ní àsìkò tí ara bá béèrè, ẹ lo òògùn. Ní àsìkò tí ara bá béèrè oúnjẹ, ẹ jẹun. Ní àsìkò tí ara bá béèrè omi, ẹ mu omi. Ni wọn tú wọn si. Ní àsìkò tí ara bá béèrè ohún, ẹ sùn, ẹ sinmi dáadáa. Ni, ní ìgbàgbọ́ ti tèmi ni iyẹn. Mo ní ìgbàgbọ́ àmọ́ ní ì lo òògùn ní gbogbo ìgbà, mi ò ní ìgbàgbọ́ sí. Kódà mi ò ní ìfẹ́ sí i, torí óun ni eléyìíbo máa ń padà pè ní drug addict. Kódà kó jẹ́ paracetamol lèèyàn ń lò lóòrèkóòrè ní gbogbo ìgbà. Lái ni orí fífọ́ àbí kejì, drug addict wọn ó pè. Torí ara ó ti di bárakú mọ́ òògùn náà, tó bá tó àsìkò ko kan, bí èèyàn ò bá lo òògùn náà, bí èèyàn bá lo òògùn náà kò ní ṣiṣẹ́ lára, torí ara ti ba-- ni bárakú pẹ̀lú rẹ̀. So èmi ní ìgbàgbọ́ pé ní ì lo òògùn ní gbogbo ìgbà kì í ṣe ohun tó dáa tó. Ní ì lo òògùn ní gbogbo ìgbà kì í ṣe-- kódà ì, à, àwọn tí ó ń ta òògùn, ibẹ ni mo wà. Okòwò tí mo ń ṣe nìyẹn. Tí ta òògùn fún àlàáfíà ìlera ara àwọn èèyàn. Àmọ́ síbẹ̀síbẹ̀ èmi ò ní ìgbàgbọ́ nínú pé ká lo òògùn bí ó ti, bí ó ti ṣe fẹ́ jẹ́. Òògùn tí a bá lo, a jẹ́ òògùn tí àwọn oní, àwọn dókítà tí wọ́n pèsè tí wọ́n ní kí èèyàn lò, tí wọ́n kọ fún èèyàn látàrí àìsàn kan àbí kejì tí wọ́n kọ fún èèyàn kí èèyàn wá máa dá òògùn àwọn tí eléyìíbo ń pè ní self medication. Èmi ò ní ìgbàgbọ́ nínú self medication. Òògùn tí a bá lò kó jẹ́ òògùn tí dókítà yánnànà pé àwọn òògùn báyìí ni ká lò, báyìí ni ká ṣe lò, ní àsìkò báyìí ni ká lò. So kódà èmi jẹ́ ẹ̀dà tí ò kí ń lo òògùn lójoojúmọ́. Torí tí èèyàn bá lo òògùn lójoojúmọ́ ga, bó bá yá yóò ba kídìnrín èèyàn jẹ́. Tí ó sì ní, tí ẹ̀pa ò sì ní ìbóró mọ́. Àmọ́ àwọn mi, wọn ò mọ̀ pé tí a lílò òògùn lálòjù ó máa ń ba kídìnrín jẹ́. Kódà ó ń ba ẹdọ fóòro jẹ́. Ọlọ́run àwa pẹ̀lú wa.

Nígbà kín ni mo máa ń gbọ́ nígbà tí mo máa ń wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, n tí mo sábà máa ń gbọ́ ni news tàbí n tí wọ́n ń pè ní current affair. Ah, n tí ó wọ́n sọ nípa n tí ó ṣẹlẹ̀ ní agbègbè ibi tí mon gbé àti tí ó n ṣẹlẹ̀ ní agbègbè ibo mìíràn. Ohun ni mo sábà máa ń gbọ́. Se ni mo ń pè ní current affair. Kódà mo máa ń gbọ́ news, ìdí tí mo sì ṣe máa fi ń gbọ́ news ni gbogbo ìgbà ni wípé ah. Àwọn ibi kan wà tó jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ tí ó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni mò ń lọ, tí ó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni mò ń lọ tí n bá ti gbọ́ lórí news pé ọ̀nà bíbáyi o, go slow wà níbẹ̀ o, mí ò ní wulẹ̀ ya ibẹ̀ débi pé yóò fa ìdíwọ́ fún yóò pa pa ìdíwọ́ fún oun tí mo n ṣe tàbí yio fa ìdíwọ́ fún oun tí mò ń ṣe tàbí hmm, hmm yóò fa ìdíwọ́ fún oun tí mò ń ṣe tàbí kí di. Mo máa ń gbọ́ ìròyìn nínú mọ́tò mi láti mọ̀ kín ni ó ń ṣẹlẹ̀ ní agbègbè tí mò ń lọ tàbí kejì. Bí ènìyàn bá wà nínú ọkọ̀, èmi ò kí ń gbọ́ orin débi pé aa fi ìdítí sí etí tí a mọ̀ gbo orin. Èmi ò kí ń ṣe bẹ́ẹ̀ torí bí a bá ń gbọ́ orin nínú ọkọ̀ èèyàn ó gbàgbé ara tó jẹ́ pé bí ìjàm̀bá bá fẹ́ ṣẹlẹ̀, èèyàn lè máa mọ̀. Àmọ́ tí ẹ bá ń gbọ́ ìròyìn tàbí ètò kan tàbí kejì, ọkàn yín yóò wà níbẹ̀. Ọkàn yín yóò sì tún wà níbi mọ́tò tí ẹ n bá lọ, tí ẹ wà nínú rẹ̀ àbí tí èyí, tí èyí ẹyin gan gan fún rara yín bá wà, ọkàn yín yóò wà níbẹ̀. Kò ní sí ntí ó mọ dá, tí ó mọ ṣe ipò wúwo ọkàn.

Eré ìdárayá wo ni mo fẹ́ràn jù lọ? Eré ìdárayá, eré, eré ìdárayá tí mo fẹ́ràn, mo fẹ́ràn eré bọ́ọ̀lù. Hmm, yàtọ̀ sí gbá sí mi kí n gbá sí ọ tí ẹlẹ́yin, ẹlẹ́yin orí tábìlì. Mo fẹ́ràn eré bọ́ọ̀lù. Ah! Mo fẹ́ràn rẹ̀ débi pé àsìkò tí wọ́n bá ń gbá bọ́ọ̀lù, mo lè máa jẹun. Àgàgà tó bá jẹ́ pé àwọn tí mo fẹ́ kán gbé gbá orókẹ̀, kọ́ ni wọ́n gbé gbá orókẹ̀. Ah! Eléyií máa ń mu ọkàn mi, ó ń mu rẹ̀wẹ̀ ọkàn, ọkàn bá mi débi pé ah! Màá wọ̀ pẹ́ ìwọ ọlọhun. Kí ló dé tí àwọn tí mo fẹ́ràn yìí tí wọn ò gbé gbá orókè? Àmọ́, ṣé ẹ mọ̀ pé bọ́ọ̀lù gbígbá, ẹnikan ni yóò win ni, ẹni kan ni yóò lù síi. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń fẹ́ kí ó jẹ́ àwọn tí mo bá nífẹ̀ẹ́ sí ni wọ́n win ni, n o sì lè ráyè jùbiléètì. Bógbẹ́ ní, ah! Àwọn tí mo nífẹ̀ẹ́ sí ni wọ́n gbé gbá owó kẹ̀. Àmọ́ tó bá je bákan mejí tó bá yí ṣọ́nà mi, a tún gbafọ̀ lọ̀run ni pé bá wín ni ló tẹ yii á wín ni ní ń tò ń bọ̀. Mo mọ nífẹ̀ẹ́ sí eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gan-an. Tó jẹ́ pé, hmm, tí ì bá ṣe pé àwọn òbí mi, èmi gan-an fún ra ara mi, ì bá máa gbá bọ́ọ̀lù tan ni. Torí, ah! Mo nífẹ̀ẹ́ sí i. Àmọ́ nkan tí mo tún fẹ́, ó ti yọ eré ìdárayá, ó ti yọ kúrò lẹ́yìn mi. Bó, bó ṣe yé ṣí i lóhùn yọ tó, bí wọ́n bá ń gbá bọ́ọ̀lù bí n bá gbọ́ bá, ń dúró síbẹ̀ ni pé, hmm, àwọn gbá sí mi kí n gbá sí ọ. Gbá sójú lé àwon, wọn tó ti bere Ah! Mo nífẹ̀ẹ́ sí eré bọ́ọ̀lù gan-an.

Ṣé mo máa ń ṣe eré ìdárayá? A, mo máa ń ṣe eré ìdárayá o. Láti lè ga ni pápá, mo máa ń ṣe eré ìdárayá títí di àsìkò ìsinmi. Eré ìdárayá jẹ́ eré tí ọ̀pọ̀lọpọ̀ gbọdọ̀ máa ṣe torí eré ìdárayá ó máa ń fún ara ní àlàáfíà, kódà ó máa ń mú ẹ̀mí ènìyàn gùn. Bí àìsàn bá fẹ́ jẹyọ lára yin, bí ẹ bá ṣe eré ìdárayá ketẹ́, tí àìsàn náà bá dé, ẹ ó ti mọ̀ torí bóyá ẹ̀jẹ̀ ni dà, ẹ̀dà tó máa ń sáré kí ara wa fẹ́ sinmi. Bẹ́ẹ̀ se ń sáré tẹ́lẹ̀ kó lè sì máa sáré mọ́ torí ara yin máa ṣe bákan ẹ ti mọ̀ pé àìsàn kan ń bọ̀ tàbí kejì. So eré ìdárayá jẹ́ eré tí ó wúlò fún gbogbo jẹ̀mí. Pátápátá tí ẹ bá wo àwọn Mùsùlùmí látàrí pé wọ́n ń kírun, wọ́n ń dìde, wọ́n ń forí kalẹ̀, wọ́n ń dìde, wọ́n ń forí kalẹ̀, eré ìdárayá kan ni ẹ́. Yóò mọ mú gbogbo egungun ara wọn, títọ́ ọwọ́ ni o, títẹ́ ẹsẹ̀ ni o, yóò mọ múù nà, yóò mọ mú kakò. Eré ìdárayá tó tó kò sí fún odidi oojọ́ kan. Wọn ò kírun mẹ́rin láàrọ̀, mẹ́rin méjì láàrọ̀, mẹ́rin lọ́sàn-án, mẹ́rin lọ́sàn-án, mẹ́ta ní ìrọ̀lẹ́, mẹ́rin lálẹ́. That means wọn mọ̀ kí irun ẹyọ kan twenty-one times ní ojoojumo Eléègan, ó tún ní àlàáfíà tó n ṣe fún ara. Bí èèyàn bá ti sọ pé òun ò ṣe exercise, òun ò ṣe eré ìdárayá kankan, irun kí kí lásán, eré ìdárayá tó tó kò ṣi, kò sì máa ń dé kí ẹ́mi gùn, máa ń dé kí ẹ́mi gùn. Tí èèyàn bá ṣe àwọn nǹkan wọ̀nyí, fún ẹni tí ó bá ṣe Mùsùlùmí, ó gbọdọ̀ ní eré ìdárayá kan tàbí kejì tí ó máa ń ṣe, tí ó fi le mọ̀ fún ara rẹ̀ ní àlàáfíà yìí. Bóyá apani, bóyá ẹsẹ ni, bóyá ikùn ni ó daà, bóyá orí ni o, yóò ní àlàáfíà kan tí ó mọ̀ fún ara tàbí kejì. Bọ́ ẹni tí ó bá kì ń ṣe ìdárayá tó kàn sun bọ́rọ̀ǹgìdì, irú wọn ni ara máa ń wun wọn. Tí wọ́n bá ṣe iṣẹ́ àṣelàábo, tí wọ́n ní ara wọn wúwo, tí wọ́n ò ní lè ṣe kankan kódà tí wọ́n bá tún ṣe, wọ́n ó mọ̀ pariwọ, ara ń ro mi o, ẹ̀yin ń dùn mí o, ẹsẹ̀ ń ro mi o látàrí pé wọ́n kì ń ṣe eré ìdárayá. Ẹ wo àwọn tí ó máa ń lọ sí Hajiyẹn, tí wọ́n máa ń lọ mura, tí wọ́n máa ń tàwà fò, dín, tí wọ́n máa ń tàwà fò kaba. Te bá wo ẹlòmíràn tí ò kí ń ṣe exercise, tí wọ́n bá ní kọ rìn lọ Arafah, kò ní lè rìn. Kẹ̀kẹ́ ni ó gbé lọ. Ìmí ìgẹ tó bá fi tipátipá rìn, àìsàn ni ó gbé bọ̀ torí pé kò kí ń fi, kò fi jẹ́ kí ara rẹ̀ wà ní ìbáṣepọ̀ pẹ̀lú eré ìdárayá. Irì tó wà rìn ní Arafah, ó bá ara ní òjijì. So ó pọ̀nú àwọn tí ó lọ sí Arafah torí pé wọ́n kì í ṣe eré ìdárayá kankan tí ó jẹ́ pé wọ́n kú ní Arafah báyìí. Wọ́n ń fi dẹnu kọlẹ̀ torí àìsàn kan tàbí kejì ni torí pé ara wọn kò bá, kò rí irú ìrìn yẹn, kò rìn rì. So ó bá ara ní òjijì. So ó dà púpọ̀ kí èèyàn má ṣe eré ìdárayá ju kí èèyàn má ṣe nǹkan lọ.

Àkókò wo ni mo, àkókò wo ni ọ́fíìsì mi máa ń ṣí Mo máa ń ṣí ọ́fíìsì mi ní aago méje àbọ̀ ní àárọ̀ àárọ̀. Ní aago méje àárọ̀ ni mo máa ń ṣí ọ́fíìsì, mo sì máa ń close ọ́fíìsì mi ní dédé aago mẹ́wàá àbọ̀. Ìdí tí mo fi máa ń ṣí ọ́fíìsì mi ní aago mẹ́wàá méje ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àdúgbò wa ni ó máa ń jí jáde. Tí nbá ṣe tètè ṣe ọ́fíìsì mi, ó ṣe é ṣe kí ó jé pé àwọn oníbàárà mi tí ó fẹ́ bá mi ra nǹkan, wọn ó ti kọjá lọ sí ibòmíràn láti lọ ra èyín tí wọ́n bá fẹ́ rà. Àmọ́ tí ọ̀pọ̀lọpọ̀ bá ti bá mi ní ọ́fíìsì mi, wọn ó ti bá mi ra èyín tí wọ́n fẹ́ bá mi rà kí wọn tó máa lọ sí ọ́fíìsì wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣì rí i, bí wọ́n bá fẹ́ ra nǹkan tí wọ́n ò bá ti rí yin, owó tí wọ́n lè wò pé àwọn òún fẹ́ fi ra nǹkan wọn, wọn tó lè ba ibòmíràn lọ. Ló sì máa ń ni ó sì jẹ́ pé gbogbo ìgbà tí màá ti fẹ́ ṣí ọ́fíìsì ni mo máa ń ṣí ní dédé aago méje. Torí àsìkò kan wà tí àwọn kọ́sítọ́mà mi tí wọ́n sọ pé àwọn ti kọjá, àwọn ò rí yìn. Ǹjẹ́ n tẹ fẹ́ rà nǹkan wá lọ́wọ́ ti gba ibòmíràn lọ. So fún di èyí, ìgbà tí mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ kọ́sítọ́mà mi, oníbàárà mi ló máa ń sọ pé àwọn ti lọ fi owó ṣe nǹkan mi, pé àwọn ti lọ fi owó ṣe nǹkan mi lẹ́yìn ìgbà táwọn ò rí mi, ló máa ń ló mú mi fi ṣíṣí ọ́fíìsì mi sí aago méje. Pé tí ó bá ti di aago méje òun, tí màá ti ṣí ọ́fíìsì mi òun, ẹnikẹ́ni tí ó bá fẹ́ bá mi ra nǹkan yóò rí mi.

Ṣé o fẹ́ràn ra, ṣe o fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà? Mi ò fi mo jẹ́ ẹ̀dà tó jẹ́ pé kì í fi bẹ́ẹ̀ jẹun níta. So kí a máa ra oúnjẹ ní òpópónà kìí fi bẹ́ẹ̀ wú mi rárá àti rárá. Àmọ́ àwọn àsìkò kan máa ń wà tí ó jẹ́ pé ríra oúnjẹ ní òpópónà ni n tí ó ṣẹ́kù fún mi. Nítorí bóyá mo lọ ra ọjà ní ìsìn tí mo wá pẹ́ ní ibùdókọ̀ tí mi ò tètè rí ọkọ̀ tí ẹbí sì ti ń pa mí, kí ń má ba à má dá àìsàn ulcer síra mi lára. Mo máa ń ra oúnjẹ ní òpópónà, àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Nítorí mo nígbàgbọ́ pé kò sì báa ṣe lè ṣe oúnjẹ òpópónà tó le dàbí oúnjẹ tí mo máa ń sè ńlẹ̀. Lọ́pọ̀lọpọ̀ ìgbà mi kì n ra oúnjẹ ní òpópónà, àmọ́ ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tí iṣẹ́ bá gbà bẹ́ẹ̀, mi ò kí n rí ogbọn da ṣi, maa ra oúnjẹ ní òpópónà. Àwọn oúnjẹ sí, àwọn oúnjẹ òpópónà sì rè kò lè tẹ́yìn lọ́run. Gẹ́gẹ́ bí ntẹ́ ba ṣe n le, púpọ̀ nínú oúnjẹ òpópónà tó jẹ́ pé bí ẹ bá rà, èyí tí ò dà yóò tutù, èyí tí ò tutù kò ní jína dáadáa. Fún yẹn o ní àléébù kan tàbí ìkejì tí ẹ bá ra oúnjẹ ní òpópónà, oúnjẹ náà yóò ní àléébù kan tàbí ìkejì ni ó ṣe jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi kì n ra oúnjẹ ní òpópónà ò maa n wúmi kí ń gbé oúnjẹ mi gan dání nígbàkíìgbà tí mo bá ń jáde. So tí mo bá ń jáde yìí, máa lè ra, máa lè jẹ oúnjẹ tí mo bá gbé dání. Àmọ́ tó bá jẹ́ pé àsìkò tí mi n gbé oúnjẹ dání ni, mi n kí rí ibi yèṣi oúnjẹ tí wọ́n bá ń tà ní òpópónà, mo máa n rà. Bí ó bá sì ṣe rí, ngbà bẹ́ẹ̀ ni màá jẹ́ bẹ́ẹ̀ ni. Torí wọ́n ní owó tí a fi ra oyi ni kò lè kọ́ni lójú. Owó tí a fi ra oyè kò lè kọ́ni lójú. Owó tí a fi ra oúnjẹ òpópónà kìí jẹ́ ká dànù. So púpọ̀ nínú oúnjẹ òpópónà tí mii ti e kìn jẹ́ rárárá rárá. Àmọ́ tí ìrìn àjò mi bá gbà bẹ́ẹ̀, mo máa jẹ oúnjẹ òpópónà láti fi dẹ́náa àrùn ọ́sà. Kó má baà mú mi, torí tí ń bá, tí ẹbí bá pa mí ní ìsìn tí mo bá ní min fẹ́ jẹ oúnjẹ òpópónà tí mo rò bóyá máa tètè kúrò ní. Ilé ìràjà tí mo wà, tí mi ò tètè kúrò ní ilé ìràjà tí mo wà, kí n tún wá dá ǹkan mi lè sára, lo máa ń mú mi ra oúnjẹ òpópónà nígbà míì, nígbà míì ṣiré. Ó tí è tò oúnjẹ òpópónà mi tẹ̀ bá rà, ìyo ó ti já ìmí, ìyo ó níì dùn. Mo rántí ìgbà kan tí mo lọ ra ọjà, tí mo wá ní pé ebi n pa mí kí n ra oúnjẹ òpópónà, mo wá ra àkàrà. Wọn ò po àkàrà náà dáadáa. Ìgbà tí màá gbéyin lé báyìí, iyọ̀ ni mo gbé eyin lé. Ó dùn mí wípé, ah! Tẹ́bí sì ti pa, ko dà. Ìn lè jẹ́ mọ́ ni láti dà nù ni tí mo wá ǹkan mi rà tí mo jẹ́ ní ọjọ́ náà. Sò, àwọn akude tí mọ́n bá pàdé nínú oúnjẹ òpópónà ni ó jẹ́ kí n níìfẹ̀ẹ́ sí láti máa fẹ́ jẹ ẹ́.